Mi ò kí ń ṣe iṣẹ́ ọjà títà, ṣùgbọ́n àwọn òbí mi máa ń ta ọjà, àmọ́ wọ́n dẹ̀ máa ń ṣe ìtọ́jú àwọn ọjà tí wọ́n ń tà náà. So, àwọn nǹkan tí wọ́n ń tà ó dá lé lórí nǹkan tí àwọn èèyàn tó wà ní agbègbè tí wọ́n máa ń ní lójú, àwọn nǹkan bí i, àbí magí, ìrẹsì, ẹ̀wà àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ni àárọ̀ kùtùkùtù wọn bá ti jí, wọ́n máa gbà a àwọn agbègbè ibi tí wọ́n ti ń ta ọjà, torí wọ́n ní tí nǹkan bá mọ́, ó máa ń jẹ́ kí ó wùn èèyàn lójú. So, àwọn nǹkan tí wọ́n ń tà wọ́n máa rí dájú pé wọ́n pa á mọ́ dáadáa ko to di pé wọ́n lọ tá. So, àwọn èèyàn tan tọ bá dẹ́ n kọjá tí wọ́n rí àwọn nǹkan tí wọ́n ń tà yẹn náà, inú wọn náà máa ń dùn pé, "Tọ̀, àwọn nǹkan wọ̀nyí ó jẹ mímọ́" so wọ́n dẹ̀ lè ra á bó ti tọ́ àti bó ti yẹ. Torí tí ọjà gan o ba tí ó bá dọ̀tí kò lè wùn yàn lójú, kó dẹ̀ le wu yàn lórí láti ràá. So that, kí a máa pa ọjà wa mọ́, ó ṣe kókó náà nínú pé ká máa, ká máa nínú ọjà títà. So, ọmi ò kí ń ta ọjà, so ṣùgbọ́n mo mọ ìtọ́jú ọjà ṣe dáadáa.

Rara o, mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé ara mi já, mo ní, mo ní ara tó já pé pé, so mi ò kí ń lo òògùn lójoojúmọ́. Ehn, ìgbà mí gan lewa tọ̀jẹ́ pé láàárín ọdún kan, mo lè má lo òògùn ju boya bí emeji àbí ìgbà kan torí àwọn òògùn tí mo dẹ̀ lóyen gan koun ṣe pé bóyá òògùn, bóyá orí fífọ́ àbí ki ni. Ó lè jẹ pe bóyá torí bí ọkùnrin tí mo jẹ́ báyìí, mo máa lọ sí orí pápá, a lọ gbá bọ́ọ̀lù láti fi ṣeré idárayá, ẹ̀mí ni a lè ṣe ṣe. So irú àwọn òògùn yen náà ni mo lè gbà láti lò. Ẹ̀mí gan mi ò kí ń lo òògùn, mo máa ń fi ara mi kalẹ̀, kú kú kú ká ara mi yá fún rara ẹ̀ torí wọ́n ní ehn ìwòsàn wà nínú ehn aye gbogbo fún ara wa, ìwòsàn wà nínú ara wa, a lè wo ara wa sàn.

Báwo ni o ṣe máa ń ṣe, báwo lo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Ẹ́rí wipé iṣẹ́ àkànṣe ó jẹ́ àwọn iṣẹ́ tó yẹ pé ó ṣe pàtàkì to je pé, ẹ́, bóyá, bóyá bí ẹ̀kan lọ́dún àbí àwọn iṣẹ́ tó yẹ pé ki ṣe gbogbo kọ́ ló máa ń wá. So irú àwọn iṣẹ́ wọ̀nyí, ó di dandan kínyàn ṣe kíni, kínyàn ṣètò ẹ̀ dáadáa. Torí, ẹ́, torí, ó kàn dabi pé, ẹ́, bíru, ẹm, bíru kan ṣọ pé bóyá kín eyàn wá, kín eyàn dáná fún àwọn ẹro tó pọ̀. A ri pé irú ẹ kìí, irú iná bẹ́ẹ̀ kìn ṣe iná tí ènìyàn kò lè déédé sọ pé, "à, jẹ n kò ṣáwọ̀, ṣáwọ̀, kìn sáré ṣe bó bá ṣe, bó bá ṣe wu mi. Rara o kìi ṣe bẹ́ẹ̀ kọ́. Kò dá kín eyàn ṣe iṣẹ́ bẹ́ẹ̀. So àwọn iṣẹ́ àkànṣe náà eyan gbọdọ̀ ṣètò ẹ̀ dáadáa. So tí mo bá fẹ́ ṣètò ẹ̀, màá rí dájú pé gbogbo àwọn nǹkan tí mo nílò ó tì wà láyiká mi. Gbogbo àwọn nǹkan tí mo fẹ́ bóyá, tó bá jẹ́ bóyá bí iná dídá, màá rí pé gbogbo nǹkan tí mo nílò tì ò ní jẹ́ kí ó pa mi lára. Irú àwọn èèyàn tí mo nílò, àwọn èròjà oúnjẹ tí mo nílò, màá rí pé ó ti wà nílẹ̀ kín tó bẹ̀rẹ̀ nǹkan òun. Tori ti ó bá sí n lẹ̀, ṣẹ̀ṣẹ̀ tun ló máa ṣàkíri, láti ló máa wá oríṣìíríṣi àwọn ǹkan èròjà tí mo fẹ́ lò. A ri pé ó máa bọ́ sí wàhálà gidigidi, kò dẹ́ni dá fún anybody. Torí tí oúnjẹ náà tí ó bá ṣe oúnjẹ, oúnjẹ jíjẹ ni, ó lè ba oúnjẹ jẹ́. A dè rí pé kò ní, ṣẹ̀ṣẹ̀ nílo kìn tun wá pé ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn ju, láti máa máa dáná iye àwọn èyàn tin bá nílò náà ni màá pè sí ibi iná dídá, tí wọ́n dẹ̀ bá mi dáná tí oúnjẹ á dẹ̀ di sísè.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Orun ọ̀sán ó jẹ́, ó jẹ́ ǹkan tí ó ṣe kókó láàgò ara. Ẹni tí ó bá kí ń sùn ní ọ̀sán, a rí pé oru ẹni bẹ́ẹ lẹ́ẹ̀mí, lẹ́ẹ̀kọ̀kan, kò kì í jẹ́ kí ara oníto hun kó balẹ̀ tó bá di alẹ́. Ṣùgbọ́n ìgbà mí nǹkan tó máa jẹ́ kí n sùn ní ọ̀sán ni tí mo bá ní iṣẹ́ tí mo fẹ́ ṣe ní alẹ́ ni ó máa jẹ́ kí n sùn lọ́sàn-án. Ṣùgbọ́n tí ó bá sí iṣẹ́ tí mo fẹ́ ṣe lálẹ́ kò ṣẹ̀ṣẹ̀ nílò pé mo ń sùn lọ́sàn-án torí lálẹ́ náà mo lè rí orun sùn. Ṣùgbọ́n orun ọ̀sán náà kì í ṣe pé kò da rara o. Ṣùgbọ́n tó bá gbé boya orun bí i Ìsẹ́jú ogún, ojú ìsẹ́gun, ogún ìsẹ́jú tàbí ọgbọ̀n ìsẹ́jú, ẹ̀hen, ó da. Ṣùgbọ́n tó bá ti ń bọ́ sí wákàtí méjì, wákàtí mẹ́ta, a rí pé yóò máa di oorun alẹ́ lọ́wọ́ èyí tí ò dẹ dára. So, orun ọ̀sán da ṣùgbọ́n kò da kí ènìyàn máa sùn orun ọ̀sán lásun jù.

Àti rántí àdéhùn kan ṣe nǹkan tó le fún ẹni tí ó bá jẹ́ pé ó máa ń, ó jẹ́ ẹnìkan tó máa ń mú àdéhùn ṣe. So bi mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi lẹ́mi, mo máa ń fi, máa ń fi timers ori phone mi tó máa jẹ́ kó ríìgi alarm tó bá ń jẹ́ irú ọjọ́ tí mo bá fẹ́ mú àti máa bá ẹni ọ̀kan, ẹnìkan ní àdéhùn, ma rí i dájú pé mo sẹ́ẹ̀tì alarm sí àkókò náà kó má ba jẹ́ pé àkókò náà, ọjọ́ náà kọjá tàbí pé àmi ò padà rí àdéhùn náà mú ṣẹ. So láti máa mú àdéhùn ṣe o jẹ́ ǹkan tí ó ṣe kókó.

A nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? A, eyín mi ò fi bẹ́ẹ̀ ní ìṣòro púpọ̀, tó bẹ́ẹ̀ só mi ò kín lọ wo eyín mi ní ìgbà kankan. Àti pé ígbà tí n bá ní, ẹ, ẹwà lákànkan pẹ̀lú eyin mi, o mi, mi ò tíì rántí pé mo ti lọ wo eyín mi rí lákoko kan rárá rárá rí. So mi ò kín wo eyín rárá torí eyín mi ò dá, ò dá gidi gan. Eyín mi ò dé ní ìṣòro kankan.

À, ọ̀rẹ́ tí mo ní láti kékeré orúkọ rẹ̀ ń jẹ́ Barnabas. Ẹ, ó dẹ́ ti pẹ́ tí a dẹ̀ ti jọ ríra, so o ti máa máa lọ bí ọdún méje torí pé ibi tí mo wà yàtọ̀ sí ibi tí òun wà látìgbà tí a ti kó kúrò ní ibi tí à ń gbé. So a dẹ ríra, a relocate lọ sí ìlú ibo mìíràn. So ó ti wá pẹ́ lórí ẹ̀rọ, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà la ti máa ń kí ra wa àbí lẹ́ẹ̀kọọkan tí a bá pe ra wa ní orí, ẹ, WhatsApp àbí orí Facebook tà bá sọ̀rọ̀. Náà ni, ṣùgbọ́n ní ojúkorojú ó ti máa máa tó bi ọdún méje sí ọdún mẹ́jọ èyi tí mo ti rí, ẹ, ọ̀rẹ́ mi kẹ́yìn. Lóòtọ́ mo ní àwọn oríṣiríṣi ọ̀rẹ́ tí ó pé mo máa, máa rí ní ọjọ́ kan ọọjọ́ kan. So oríṣiríṣi ọ̀rẹ́ ni mo ní. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi èyí tí mo fẹ́ràn jù ó ti tó bí ọdún méje tí a ríra ṣùgbọ́n a sì máa ń sọ̀rọ̀ dáadáa torí pé kí ni ọ̀rẹ́ ọmọdé, ọ̀rẹ́ kékeré, ọ̀rẹ́ àti kékeré mi ni ó jẹ́. So láti kékeré náà dẹ̀ ti mo ra, àwọn òbí mi mọ̀ pé ọ̀rẹ́ mi ni, àwọn òbí rẹ̀ náà dẹ̀ mọ̀ pé, ẹ, èmi ni ọ̀rẹ́ rẹ̀. Lóòtọ́ ó lè máa ń jẹ́ pé èmi nìkan ni ọ̀rẹ́ tó ní ṣùgbọ́n fún èmi òun nìkan ní ọ̀rẹ́ tí mo ní nígbà tí mo ṣì kékeré.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdánilárayá daadaa torí eré ìdánilárayá o máa ń jẹ́ kí ara èèyàn kó já fáfá. Eni tí o bá de ṣẹ́ eré ìdáraya a ri pé o máa máa sumi lára, tí o bá dẹ̀ ti sumi lára, wàá lọ wẹ̀. Nígbà tí o bá wẹ̀, à ri pé ara onítoun o máa ṣe kíni ó máa já fáfá. So àti máa ṣe eré ìdánì, ìdánì ẹhẹhẹ o o o o ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì àti nǹkan tó dáa lára lágo ara.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni ẹ, mo máa ń wọ fìlà dáadáa ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà torí oríṣìíríṣìí aṣọ ni mo ní. Imi wà tó je pé mo lè wọ fìlà sí, imì dẹ̀ wà tó je pé mi ò lè wọ fìlà sí. So àwọn aṣọ tí mo ní, tí mo lè wọ fìlà sí, màá wọ fìlà sí. Àwọn eleyi tí mo dẹ̀ ní tí mi ò lè wọ fìlà sí mo máa fi fìlà kalẹ̀, èmi ò kí ń wọ fìlà sí àwọn aṣọ tí kò yẹ kí ń wọ fìlà sí.

Ah, mo fẹ́ràn gbogbo oúnjẹ ṣùgbọ́n ó sí oúnjẹ méjì tí mi ò fẹ́ láti mọ̀, mi ò fẹ́ láti máa jẹ. Eh, eh, oúnjẹ, eh, mi ò, mi ò fẹ́ pineapple àti ẹja edé torí àwọn nǹkan méjì wọ̀nyí ó máa ń rin mi lára. Ó dẹ̀ níbi tó, ti, wọ́n ń ràn ẹgun lásán, ó sí bí ó ṣe máa ń ṣe mí nínú, nínú àgọ́ ara. Mi ò dẹ̀ fẹ́ rárárárárára torí pé kò bá mi lára mu dáadáa. Ká ní pé ó jẹ́ nǹkan tó bá mi lára mu ẹ̀hẹ̀n, mo lè sọ pé mo lè máa jẹ ní gbogbo ìgbà. Eh, pineapple àti ẹja edé mi ò fẹ́ láti máa jẹ.

Ṣé ẹ̀yin máa ń fọ̀? À, ìbéèrè yìí kò fi bẹ́ẹ̀, kò fi bẹ́ẹ̀ jáde sí mi dáadáa, kò yé mi dáadáa ní ìbéèrè tí ẹ bèèrè. Bóyá tó bá jẹ́ ìbéèrè mi, ẹh ẹh, mo lè, mo lè gbìyànjú, mo lè gbìyànjú ẹ̀ díẹ̀ láti dá, láti dáhùn. Ṣùgbọ́n ìbéèrè, bóyá àwọn àmì tó dẹ́wà bẹ́ẹ̀ ni ò jẹ́ kó yé mi ṣá, ìbéèrè kò, kò yé mi dáadáa.

Mi ò ní ju ìrọ̀rí ẹyọkàn lọ, ìrọ̀rí ẹyọkàn náà ni mo máa ń lò láti fi sùn. Torí tí n bá lò ìrọ̀rí méjì, ó máa ga ju, ẹ, ó máa jẹ́ kí orí mi kó ga ju, kò deni jẹ́ kí ara kó fi bẹ́ẹ̀ tù mí. Ehn, àfi tí a bá fẹ́ lò fún àwọn tí ó ní irú àìsàn kan àbí àìsàn méjì lára, kódà àwọn ẹlòmíràn máa ń lo ìrọ̀rí márùn-ún, mẹ́fà, méje, ṣùgbọ́n ó dá lé lórí irú àìsàn tí ó wà lára irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi bí mọ ṣe wà mi, ò ní àìsàn kankan lára, so ìrọ̀rí ẹyọkàn náà ni mo máa ń lò, eh, kó lè bá tù mí lára láìṣe pé mò ń sùn nínú ìnira tàbí nkankan.

Àpò mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, eh, kọ́kọ́rọ́ ilé àbí kọ́kọ́rọ́ ibi, boya ibi iṣẹ́ tàbí ibi kankan. Àpò mi ni mo máa ń fi sí, torí pé àti máa fi kọ́kọ́rọ́ sí ilé, ìgbà mí à lè fi kọ́kọ́rọ́ sí ilé, ojú tí ó yẹ kó rí ni, a dẹ̀ rí ni. Tán bá ti mọ bí tó ń fi kọ́kọ́rọ́ sí, wọ́n á lọ lẹ́yìn rẹ́, wọ́n á lọ ṣí ǹkan tí, ǹkan tí ó yẹ kó fọwọ́ kàn, wọn a fọwọ́ kàn. So ó dá kí a fi kọ́kọ́rọ́ wa dání sí àpò tàbí ọ̀dọ̀ ẹni tí a bá, ta bá, ta bá, ta bá gbẹ́kẹ̀lé. A lè fi kọ́kọ́rọ́ ilé àbí kọ́kọ́rọ́ ohun ìní wa pamọ́ sí ọ̀dọ̀ wọn dáadáa. Torí kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ ibi àwọn nǹkan wọ̀n yẹn ó jẹ́, ó jẹ́ ǹkan tó yẹ kó ṣe pàtàkì. A ò lè máa fi kọ́kọ́rọ́ pamọ́ sí ibi, ibi tó bá kàn wu wà, ó dáa kó wà lọ́wọ́ wa. Ṣùgbọ́n tí ẹ bá, ta bá jẹ́ ǹkan tí àwọn ọmọ ṣe ń tọ́jú bóyá kọ́kọ́rọ́ ta mọ̀ pé ò kí ń ta bá dìímú, a lè gbé sọnù. A lè fún àwọn ènìyàn kí wọ́n bá wa di kọ́kọ́rọ́ náà mú, kó má ba, kó má ba à lè sọnù.

Ṣé o mọ bí a ti ń fọn á ìbéèrè kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa. Bí àwọn àmì tí ó wà níbẹ̀ ni ó de je kó yé mi. Àmọ́ bóyá tí ẹ bá gbìyànjú díẹ̀ láti jẹ́ kí àwọn àmì náà kó péye dáadáa he bóyá mo lè dáhùn ìbéèrè wọ̀nyẹn. Ṣùgbọ́n bó ṣe wà ẹ mi ò ní mọ idáhun tí mo fẹ́ dáhùn sí ìbéèrè tí ẹ béèrè.

Eh, kò sí ọwọ́ tí mi ò le lò nínú ọwọ́ ọ̀tún mi tàbí ọwọ́ òsì mi, ṣùgbọ́n ọwọ́ tí mo fẹ́ràn láti máa lò jù náà ni ọwọ́ ọ̀tún. Ṣùgbọ́n ní ti ẹsẹ̀, ẹsẹ̀ òsì mi ni ó dán mo ran fun mi láti máa lò láti fi gbá bọ́ọ̀lù tàbí láti fi ṣe kankan. Ṣùgbọ́n ní ọwọ́, ọwọ́ ọ̀tún mi ni mo mọ bí mo ṣe, bí a ti ń lò ju, so mi ò fi bẹ́ẹ̀ mọ ọwọ́ òsì lò. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan, mo lè tó bá jẹ́ kó bá, ó sí àwọn irú iṣẹ́ tí mo lè fi ọwọ́ òsì mi ṣe. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni mo fẹ́ láti máa lò jù. Ẹsẹ̀ òsì, ẹ ni mo fẹ́ láti máa, ẹsẹ̀ òsì gan-an ni mò ń lò ko, ṣé pé òun ni mo fẹ́ láti máa lò ẹsẹ̀ òsì, mo máa ń lò ó dáadáa, tẹ mo máa ń lo ọwọ́ ọ̀tún mi náà, ẹ ṣé.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Láti orí títí dé àtẹlẹsẹ̀. Àwọn ẹlòmí wòn mọ bí wọ́n ti ń wẹ̀ dáadáa. Ẹlòmí maa n wẹ̀ láti, à, láti ẹsẹ̀ wá sí orí, ṣùgbọ́n kò dábẹ́. Láti wẹ̀, a rí pé a bu omi díẹ̀ sí ara, a dẹ̀ fi ọṣẹ díẹ̀, a fi, wo, ẹ̀, we koinkoin wa. A wà wẹ̀ láti orí títí dé eti, títí dé ọrùn, títí dé àká, apá méjèèjì àyà, ibi, a, tí awon eleyii ti àwọn olóyinbo ń pè ní private part, then de ẹsẹ̀ wa méjèèjì títí dé àtẹlẹsẹ̀ wa. Sugbon àwọn ẹlòmí, wọ́n lè kọ́kọ́ wẹ̀ bẹ́ẹ̀ kí ọṣẹ wà lára. Wọ́n a fi omi, wọ́n a fi ṣán nù, wọ́n á túwa túwe oṣẹ wẹ̀ láti fi wẹ̀ lẹ́ẹ̀kejì. Torí pé kí ni? Kí ara wọn kó lè ba à dáa, kó de lè mọ dáadáa. Ọ̀hun nàa ni wọ́n ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí. So, e mo mọ bí a ti ń wẹ̀ dáadáa.

Àti, Báwo ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí? Which kind person be this and now? Báwo ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi? Láti lo àkókò pẹ̀lú ẹbí kò se nǹkan tí ó nira rárá torí àwọn ẹbí náà ni àwọn ènìyàn tí a ti máa ń bá sọ̀rọ̀ láti ìgbà tí a wà ní kékeré. So, àti bá ẹbí mi sọ̀rọ̀ kò se ǹnkan tó le dáadáa. Nígbà mí a máa ń ṣeré dáradára, a máa ń para wa lẹ́rìn-ín àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yà pápa jùlọ ní àsìkò ọdún wọ̀nyíi, à jọ máa ń wà papọ̀, a jọ ṣeré, a ṣeré papọ̀, a máa ń dánu ara wa dùn, kò dẹ̀ sí àkókò kankan fún ìbànújẹ́ tàbí ìrònú kankan nígbà tí n bá wà lọ́dọ̀ àwọn ẹbí mi.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ehn, láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, máa rí dájú pé mo yan àwọn tí ó jẹ́ pé ọpọlọ wọn pé tí wọ́n sì jáfáfá nínú iṣẹ́ ṣíṣe. Kò sí kí wọ́n ṣe àwọn tí wọ́n fẹ́ràn láti máa ṣe ìmẹ́lẹ́ tàbí àwọn tó máa ń yọjú isẹ́. Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ gbọdọ̀ jẹ́ àwọn ènìyàn tí ó ṣe tán láti ṣiṣẹ́ àti àwọn ènìyàn tí ó mọ irú nǹkan tí a fẹ́ àti bí a ṣe fẹ́ ṣiṣẹ́ wa ṣí. So láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, ó ní àwọn irú, ó ní irú àwọn nǹkan tí ìrú ìbéèrè tí a máa béèrè lọ́wọ́ wọn kí a bá lè mọ̀ pé ókéòó àwọn ènìyàn, àwọn ènìyàn wọ̀nyí wọ́n ti ṣetán láti ṣiṣẹ́. Kò ṣe àwọn tí ó kàn máa wá síbẹ̀ tàbí àwọn tí ò ní òye nípa iṣẹ́ ta fẹ́ ṣe. So láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, a á rí dájú pé irú iṣẹ́ ta fẹ́ ṣe, a rí dájú pé àwọn ènìyàn ta fẹ́ yàn wọ́n mọ̀ nípa isẹ́ náà. Wọ́n dẹ̀ ti, wọn ti ní ìrírí nípa isẹ́ tí a fẹ́ pé wọn kọ́ ọ wá ṣe. A ò kàn le dédé pé ẹnikẹ́ni pé ó yá wá ọ wá ṣiṣẹ́ tí ń ba à ṣe àwọn ènìyàn tí ó ní eh, tó ní ìmọ̀ nípa isẹ́ náà. Ìbá ṣe iṣẹ́ bricklayer, ìbá ṣe iṣẹ́ eh láti, láti, láti, ìbá ṣe iṣẹ́ carpenter, ìbá ṣe iṣẹ́ furniture, oríṣiríṣi iṣẹ́ ló wà. So oríṣiríṣi eh àwọn alábàáṣiṣẹ́ pọ̀ náà la le pe. Bí irú ẹni tó fẹ́ kọ́lé, oríṣiríṣi ìpele ló wà, oríṣiríṣi ìpele bí àwọn ibi tí a bá dé ojú window, àwọn tó bá s–kọ́ iṣẹ́ aluminum náà la máa pè síbẹ̀. Tí ó bá tó àsìkò láti mọ́ ilé, àwọn bricklayer. Tí ó bá tó àsìkò láti ṣe àwọn fan tàbí àwọn iná ilé, a pè àwọn electrician náà láti, láti ṣe kínni láti bá wa ṣiṣẹ́ pọ̀. Tí ó bá tó àsìkò láti ṣe ilẹ̀kùn, a pè àwọn tó ń ṣe furniture láti bá wa ṣiṣẹ́ pọ̀. Tí ó bá tó àsìkò láti ṣe oríṣiríṣi àwọn nǹkan bóyá, bóyá bí láti kún ilé, a pè àwọn painter láti bá wa ṣiṣẹ́ pọ̀. Bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ọ̀nà ni a le pe àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Ṣùgbọ́n a á rí dájú pé wọ́n ní ìrírí lórí nǹkan tí a pè wọ́n kí wọ́n wá ṣe. Kò kàn ń ṣẹ́ pé akàn máa pe ẹnikẹ́ni wá pé ó yá wá ọ, iṣẹ́ ti wá, wá ṣiṣẹ́. Ka wá pe ẹnikẹ́ni pé kó wá máa bọ̀ kó wá ṣiṣẹ́ fún wa. Rárá, tí a bá pe àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tí ò ní, tí ò ní ìrírí nípa iṣẹ́ tí a pè wọ́n pé kán wá ṣe, a á ri pé wọ́n kàn máa ṣe, wọn le sọ iṣẹ–wọn le sọ iṣẹ wa di iṣẹ ìjàmbá, iṣẹ náà kò dẹ̀ ní wú ri–kò ní wú wa lórí kódà gan àwọn gan a mọ pe ah, isẹ yìí a niwọn lára torípé kò n se ibi tí –kò n se ibi tí ki–isẹ́ náà kì í se ǹkan tí ipá wọ́n ká.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Láti bá àwọn oníbàárà sọ̀rọ̀, kó ṣe nǹkan tí ó le kọ́. Bí a ṣe mọ̀ pé àwọn olóyìnbo náà ló sọ pé wọ́n ní "customers are always right". So, tí a bá fẹ́ bá àwọn oníbàárà wa sọ̀rọ̀, a rí pé a gbọdọ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú, nínú ìwà ìrẹ̀lẹ̀ àti ọ̀rọ̀ tuntun àti ọ̀rọ̀ pẹ̀lẹ́. So, láti bá àwọn oníbàárà sọ̀rọ̀ torí ó nì bá ṣe lè bá oníbàárà sọ̀rọ̀ tí o je pé ọjà wa gan-an á wú lórí láti rà. Ó dẹ̀ ní bá ṣe lè bá oníbàárà sọ̀rọ̀ tí o je pé ẹlòmíràn bínú, a dẹ̀ máa lọ sí ilé wọn. Bába dẹ tí ń bá oníbàárà sọ̀rọ̀ sì ló máa jẹ́ ká mọ̀, ló máa je ka determine bóyá a máa rí àwọn oníbàárà tó pọ̀ jù báyẹn lọ, tàbí àwọn oníbàárà wọn máa sá kúrò ní ilé iṣẹ́ wa. So báa bá ṣe ń bá oníbàárà sọ̀rọ̀ sí, báa bá ṣe ń bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ sí náà ni ló máa jẹ́ kí ilé iṣẹ́ kó gbòòrò sí. Torí tí àwọn ènìyàn tó ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ tí wọ́n bá mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ dáadáa, àá rí pé irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ kò ní tètè gbòòrò. Torí àwọn oníbàárà tó ti wá tẹ́lẹ̀ a máa sọ pé "ẹ má lọ síbẹ̀ yẹn, ibi tí ẹ̀ ń lọ yìí kò ṣe ibi tí ẹ ti lè ra nǹkan kan." Torí àwọn tó wà níbẹ̀, wọn ò mọ bí wọ́n ṣe ń bá oníbàárà sọ̀rọ̀. Àti pé tí a bá dé bẹ́ẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ sísọ náà, ó sì bí a ṣe lè ṣe àwọn oníbàárà wa tí ẹ pé inú wọn gan-an dùn, a sì wọn lálejò, a fún wọn ní nǹkan jíjẹ, nǹkan mímu, ó dá lé lórí bí irú oníbàárà náà bá ṣe jẹ́ sí. Irú àwọn oníbàárà mi tí o je pé a mọ̀ pé àwọn oníbàárà yìí wọ́n gbé pẹ́le díẹ̀. Ko ṣe pé àwọn oníbàárà tí ó gbé pẹ́li, ko ṣe pé a lè ṣe nǹkan àlejò fún wọn. Ṣùgbọ́n bí àwọn oníbàárà yìí bá ṣe jẹ́ sí, a á pọ̀n wọ́n lé, a á fún wọn ní àpọ́nlé kí wọ́n lè mọ̀ pé "yes", àwọn náà jẹ́ ẹni pàtàkì ní agbègbè ibi tí wọ́n wà. So, àwọn oníbàárà wa ní láti máa ṣe wọ́n dáadáa, kí wọ́n má rí ilé iṣẹ́ wa gẹ́gẹ́ bí ilé iṣẹ́ tí ò ṣe é fọkàn tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So, ó yẹ ka á máa sọ̀rọ̀ sáwọn oníbàárà pẹ̀lú ìwà pẹ̀lẹ́ àti ohùn tuntun ka a sì máa rẹ́ni. Torí a lè máa bá oníbàárà sọ̀rọ̀ ká máa fún-ún júpọ̀, yóò máa dàbí pé à ń bá wọn jà. Bẹ́ẹ̀ oníbàárà wa tí wọ́n bá dẹ́ ti rí wa bẹ́ẹ̀, wọn ò ní fẹ́ láti máa rí irú àwọn ojú tó kọ́rẹ́ lọ́wọ́. Àwọn oníbàárà wọn fẹ́ láti rí àwọn tí ó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kan jẹ́ ẹni tó lọ́yàyà, tó jẹ́ ẹni tó máa ń rẹ́ni ní gbogbo ìgbà. Ta bá ń sọ pé a fẹ́ ba oníbàrà sọ̀rọ̀, ojuwa wa kore lọ́wọ́ pé a fẹ́ bá oníbàárà sọ̀rọ̀.

Ah, omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó, ah omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ gidigan ni. Eh gẹ́gẹ́ bí mo ṣe wà, mo máa ń mu tó omi six litres ní ojoojúmọ́. Torí omi ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láàgò ara. Ẹ̀yàn ò gbọdọ̀ máa jẹun ní gbogbo ìgbà ko wá sọ pé ò ní mu omi. Omi da láàgò ara torí omi náà ló máa jẹ́ kí àwọn oúnjẹ tí a bá ń jẹ kó tètè rọ̀lẹ́ ní ara wa. Omi dè ṣe pàtàkì gidigidi gan. Ẹni tí ó bá kì í mu a rí pé irú ẹni bẹ́ẹ̀. Ó lè máa ní àyà títa àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀. Omi mímu náà máa ń jẹ́ kí oúnjẹ tí a jẹ kó tètè rọ̀lẹ́, kó lè tètè yí gbogbo ara ká, èyí tí àwọn olóyún mọ̀ ń pè ní kó oúnjẹ náà kó tètè digest. Lẹ́yìn ìgbà tí a bá dẹ̀ jẹun, a rí pé ká máa mú omi. Tí a bá jí lára òkutuùtù, ká bo omi ká mú. Ìgbà tí a bá ṣe eré ìdárayá, ká mu omi torí omi, omi ṣe kíni. Omi da, ẹnìkan kì í mú omi sọ́tà. Rárá.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Ehn, èmi, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò tíì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ débi pé mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Ọmọ ilé ìwé sí ni mí. Ṣùgbọ́n tí mo bá ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, aà, máa rí dájú pé mo fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, aà, pá pa jùlọ ní oṣù tí mo bá rí pé, à, àwọn òṣìṣẹ́ mi wọ́n ṣe kíni, wọ́n ṣe dáadáa iṣẹ́ tí wọ́n sì ṣe ó jẹ́ iṣẹ́ tí ó mú orí wu, màá fún wọn ní owó àfikún kí inú wọn náà bá lè dùn. Torí tí a bá ní òṣìṣẹ́ tẹ́lẹ̀ pé láti ìgbà tí wọ́n ti dé ilé iṣẹ́, o ò fi kún owó oṣù wọn tí wọ́n kàn ṣiṣẹ́ lọ. A rí pé ó máa di ìgbà kan iṣẹ́ náà kò ní wù wọ́n ṣe mọ́. A máa, a máa di pé wọ́n, wọ́n ń girá ṣiṣẹ́ èyí tí ò dẹ̀ fi bẹ́ẹ̀ kò fi gbogbo bẹ́ẹ̀ kò fi gbogbo ara dá. So owó àfikún náà ṣe kíni, ó jẹ́ pàtàkì kí a máa fún àwọn, àwọn òṣìṣẹ́ wa.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Nii, láti ṣètò fún ìparí ọ̀sẹ̀ torí a láṣikò tí mo wá yìí mi ò fibẹ́ẹ̀ ní owó púpọ̀ lọ́wọ́. So ati ṣètò fún ìparí ọ̀sẹ̀ kin sì ètò tí ó fi bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tìtì. Ṣùgbọ́n láti ṣètò fún ìparí ọ̀sẹ̀, a máa n àwọn nǹkan tí, àwọn, àwọn nǹkan tí mo lò, bóyá àwọn aṣọ tí mo lò ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀

À, ó ti pẹ́ tí mo rìnrìn àjò fún, à, iṣẹ́. À, ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́. Látì gbà náà títí di àkókò yìí mi tí rìnrìn àjò kan fún iṣẹ́ torí, à, ilé ìwé ni mo wà báyìí. Mo dènì láti fojú sí, ẹ, ilé ìwé mi dáadáa, kó n ṣe àsìkò iṣẹ́ kọ́leleyi Boya ti ń bá parí iṣẹ́ ti-- bí a ti ń bá parí ní ilé ìwé níbí, mo lè lọ láti ṣẹ̀ṣẹ̀ lọ máa rìnrìn àjò fún iṣẹ́. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà àti ní àkókò tí mo wà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò ní, mi ò rìnrìn àjò kankan fún iṣẹ́. Mi ò dè, ò kí ń ṣe pé mi ò wá iṣẹ́ kankan lọ síbí kankan. So ṣùgbọ́n tí n bá parí ní ilé ìwé tí mo wà, irìn àjò iṣẹ́ á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ní pẹrẹu.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ehn, ojú ọjọ́ tí mo fẹ́ràn jù náà ni, eh, alẹ́. Torí alẹ́ ó jẹ́ àkókò tí èèyàn máa ń sinmi ní gbogbo iṣẹ́ tí èèyàn bá ti ṣe láti àárọ̀. Àárọ̀ náà da ṣùgbọ́n àárọ̀ gangan ni iṣẹ́. Kò n ṣe pé mi ò fẹ́ràn àárọ̀ mi torí àárọ̀ náà ni èèyàn fi gbọ́dọ̀ fi ṣiṣẹ́ láti lè jẹun. Ṣùgbọ́n ọ̀sán, àri pé ọ̀sán ó jẹ́ àkókò to jẹ pé ó le pọ́nran. Ṣùgbọ́n alẹ́, alẹ́ ni ó máa ń jẹ́ àsìkò tí èèyàn le sinmi fún gbogbo lọ-- ní gbogbo iṣẹ́ tí èèyàn bá ti ṣe láti àárọ̀ títí di ọ̀sán. So àsàlẹ́ jẹ́ àkókò tí mo fẹ́ràn jù. Torí àsálẹ́ náà o le bá àwọn ènìyàn sọ̀rọ̀, o le rójúráyè ṣe àwọn nǹkan tó bá fẹ́ ṣe. Àwọn nǹkankan tó wà, àwọn nǹkankan mí wà tí èèyàn ò le ṣe ní àárọ̀ tàbí ọ̀sán. Ṣùgbọ́n àsálẹ́ ó jẹ́ àsìkò tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti lè fi ṣe oríṣiríṣi nǹkan tí èèyàn le ṣe ní àárọ̀ tàbí ọ̀sán. Eh, bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀, ṣùgbọ́n kí n tó rí ìgbà náà ó pẹ́ díẹ̀. Ìgbà tí mo gba nọ́mbà orílẹ̀ mi jẹ́ ọdún twenty- twenty nineteen. Nìgbà náà ni mo ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé girama náà nígbà yẹn. Ìgbà náà táa fẹ́ ṣe nígbà yẹn wọ́n máa ń gba, ẹm, three fifty lọ́wọ́ wa ṣùgbọ́n gbogbo ètò náà máa ń bọ́ sí six fifty. Nijẹ́ tí mo fẹ́ lọ ṣe gan, a dì pé ijọ́ náà gan, ó jẹ́ ọjọ́ tó ṣe mí ní wàhálà gan gidi. So ijọ́ tí mo fẹ́ lọ gba nọ́mbà orílẹ̀ ò ṣe mí ní wàhálà gidi, gidi gan ni. So a ti gba nọ́mbà ẹ́ kò lè ṣe nǹkan tó le ṣùgbọ́n bí àwọn èrò ṣe máa ń pọ̀ níwàá tí ẹ̀yàn bà fẹ́ lọ gba, òun ló máa ń jẹ́ kí wàhálà pọ̀. Nijẹ́ tí mo fẹ́ lọ gba tèmi gan àwọn èrò pọ̀, a ní láti jókòó síta. Tèmi gan kì í, kì í ṣe ọjọ́ tí mò ń lọ bẹ̀rẹ̀ sí ní ṣe náà kọ́ ni mo parí ẹ̀. Tèmi tó bí ó ọ̀sẹ̀ kan kó tó di pé mo lè rí parí. Ní ìgbà náà wọ́n wá jẹ́ kí ó jẹ́, kó kó jẹ́ pé ẹni tí ò bá ní nọ́mbà orílẹ̀ kò ní lè ṣe nǹkan kan, kò ní lè lọ sí ilé ìwé tí ó tú ga jù ibi tó wà lọ. So nọ́mbà orílẹ̀ ó ṣe pàtàkì gan nígbà náà. So láti ṣe táa bá ti lọ fíìlì àwọn fọ́ọ̀mù tí wọ́n fún wa pé kí á kọ sínú pépà, a á fíìlì gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lẹ́náà a á wà lọ fún wọn nínú ọ́fíìsì. So wọ́n á ya fọ́tò wa fún wa. Ó ní àwọn ìbéèrè tí wọ́n máa béèrè lọ́wọ́ wa tí a dẹ̀ gbọdọ̀ dáhùn bó ti tọ́ àti bó ti yẹ kí ó bá, kí ó bá, kí ó bá bà sí, ẹ́, mistake nínú gbogbo nǹkan tí wọ́n kọ kalẹ̀ ní orí wa. So lẹ́yìn ìgbà tí a wá parí ẹ̀, wọ́n á fún wa ní, wọn ni wọ́n á fún wa ní bóyá bí ọ̀sẹ̀ kan láti tú dúró kí a tó padà wá gba, ẹ́, nọ́mbà yẹn gọ̀ngọ̀ngọngọ̀n ní ọwọ́ wọn. Lẹ́yìn ìgbà táa bá wá gba, a ṣẹ̀ṣẹ̀ tún máa wá bá ti lè rí èyí tí wọ́n pè ni plastic ID card lọ́wọ́ wọn. So táa bá ti rí elé yẹn gbà náà kò wa sì wàhálà mọ́. A lè rí pé ibi kíbí táa bá fẹ́ lọ ní orílẹ̀ èdè Nigeria àbí àwọn orílẹ̀ èdè míì wọ́n ò ní máa yọ wá lẹ́nu. Àbí bó sì àwọn áàpù mí ì táa bá fẹ́ ṣí lórí fóònù wa tẹ́ pé àwọn irú nọ́mbà orílẹ̀ yìí wọ́n máa ń bèèrè lọ́wọ́ wa. So tí a bá dẹ́ tí ráyè pèsè ẹ̀ fún wọn kò ní sì wàhálà, kò deni sí ìṣòro kan kan.

Bẹ́ẹ̀ni, ṣé o ti lọ sí àgò rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgò rí. Ibi tí a ti ń pààgò jẹ́ ibi tí a ti máa ra padé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn ọ̀rẹ́, àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò, àwọn ìyá, àwọn bàbá àti oríṣìíríṣìí àwọn ènìyàn a lè pàdé ní ibi, níbi àgò. Ẹ̀n àgò tí mo ti lọ rí náà ni àgò Deeper Life nígbà tí mọ ṣe kekéré. A á rí pé níbi ibẹ̀ náà, wọ́n máa ń dáná fún wa. A á jẹun, a á gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a máa kọrin, orí eré, eré orí ìtàgé náà wà. Níbẹ̀ náà ni à dẹ́ tún máa ń sùn sí, torí kì í ṣe àgò, kì í ṣe ibi tí ẹ̀eyan lè wá, tí ẹ̀eyan má tú wa padà lọ sí ilé ná. Ní àgò náà, a máa ń lo to ijọ́ mẹ́rin. So, ẹ̀, à dẹ̀ máa ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa ń sọ̀rọ̀ Ọlọ́run fún wa nígbàá mi nígbà tí a wà níbẹ̀. So mo ti lọ sí àgò rí.

Ṣé o ní ọgbà? Ehn, mi ò ní ọgbà, ṣùgbọ́n ehn, mo ní bàbá tó ní ọgbà. Àà ọgbà jẹ́ nǹkan tí ibi tí èèyàn lè gbin oríṣiríṣi àwọn ǹkan ogbin sí tí ààbò tó tọ́ yóò dẹ̀ wà fún wọn. Á rí pé ẹni tó bá ní ọgbà, ó lè gbin oríṣiríṣi ǹkan síbẹ̀ bóyá bí i iṣu, bí i àgbàdo, bí i ikàn, bí i ẹ̀gẹ́ àti oríṣiríṣi ǹkan sí inú ọgbà. Àà ọgbà dà jẹ́ ibi tí o je pé ehn àwọn ẹranko wọ̀nyí wọn lè fi bẹ̀ wọ bẹ̀ àfi àwọn ẹranko tó bá ní ojú kòkòrò. Ṣùgbọ́n ìṣòro kan tó máa ń wà nínú ọgbà ni pé ejò máa ń wà níbẹ̀, kò kì í kò sì ni jẹ́ kí a a a èèyàn ní sinmi torí ejò lè farapamọ́ sínú àwọn inú àwọn block àbí nu àwọn pákó tí a bá fi dí ọgbà náà. So láti ní ọgbà náà, a gbọdọ̀ máa tọ́jú ẹ̀ dáadáa àni láti máa fún àwọn ǹkan tí ó lè lé àwọn ẹranko búburú wọ́n sá kúrò ní ẹ̀gbẹ́ ọgbà wa kó má di pé wọ́n wọ inú ọgbà láti ba àwọn ǹkan rẹ àwọn ǹkan rẹ̀ jẹ́. Ọgbà náà de jẹ́ ǹkan tí ojẹ pé tí èèyàn bá èèyàn ẹni tó bá mọ bí wọ́n ṣe ń tọ́jú ọgbà èsì, ọgbà náà jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí ó máa bu ẹwà kún ilé tí a bá tọ́jú ọgbà dáadáa. So e babá ti tọ́jú ọgbà wa sí náà ni eh náà ni ẹwà náà sí ó máa bu ẹwà sí ilé sí.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Àkókò mi wà ti yẹ pé ó dá kínyàn fi aṣọ ìbora bora. Àkókò imi na dẹ́ wà tí o jẹ pé aṣọ ìbora tí ẹeyan bá fi bora ẹ́n bíi pé olúwa rẹ ń jẹ ara rẹ ní ìyà ni A rí pé ní àsìkò ooru nígbà tí oru bá wà kò ṣibṣẹ́, a nílò láti máa fi aṣọ ìbora bora torí tí bá fi aṣọ ìbora bora onítàun a kàn máa sùn mí bí ẹran iléya ni. Ṣùgbọ́n ní àsìkò ọyẹ́ nígbà tí ọyẹ́ bá wà dáadáa, ẹ́ hẹ́n a lè sọ pé a fẹ́ fi, à, àsìkò yìí a lè fi a fẹ́ fi ìbora bora. Ṣùgbọ́n àwọn ibòmí wà tí yẹ pé lásìkò ooru, ẹ́ hẹ́ ẹ̀fọn a dẹ́ tún wà, só kí la fẹ́ ṣe nínú ìgbà náà? Só inú ìgbà náà báyìí láti má ṣe lo aṣọ ìbora, a wà wá net tó máa ń lé àwọn mosquito dànù. Tori tá bá ní ká lo aṣọ ìbora, oru a pa wá. Tá bá dẹ́ ní ká ṣí ara wa kalẹ̀ ẹ̀fọn á jẹ wá. Só èwo la fẹ́ ṣe nínú méjèèjì? Ìdí nìyí tí a ṣe nílo net èyí tí wón ń pè ní mosquito net èyí tó máa ń lé àwọn ẹ̀fọn dànù. Só kò ní ìpẹ́ a ṣẹ̀ ṣẹ̀ ń lo aṣọ ìbora. Pẹ̀lú net yìí atẹ́gùn lè wọlé a lè rí àǹfàní atẹ́gùn. A dẹ́ tún lè rí àǹfàní láti jẹ́ pé ilé yìí tí ó jẹ́ pé ẹ̀fọn ò ní fi jẹ wá. Lásìkò ọyẹ́ la nílò aṣọ ìbora àbí àwọn aṣọ tó bá, tó bá tíìkì dáadáa láti fi bo ara wa. Ẹ̀hẹn! Só mo máa ń, mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá fẹ́ sùn.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára kò dẹ̀ sí ǹkan kan tó ṣe etí mi. Gbogbo ìgbà tí àwọn ènìyàn bá ń bá mi sọ̀rọ̀ ni mo máa ń gbọ́ dáadáa. Ṣùgbọ́n ó ṣé àkókò kan tí ye pé mo fi, mo ṣèṣì ki òkúta bọ etí nígbà tí mo ṣe, nígbà tí mo ṣe kékeré. So nígbà tí mo ki òkúta yìí bọ etí tán, ẹ̀mí fún ara mi náà ni mo tun lọ bá ìyá mi pé, "à, ìyá o, ẹ wò ó, mo ti ṣèṣì ki òkúta sínú etí mi." Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìyà kàkà tó jẹ́ kí ìyá mi na mí, kò na mí o. Ó bá gbé mi sínú mọ́tò, a dẹ́ lọ sí ibi ilé, ilé ìwòsàn. Nígbà tí a dé bẹ́ẹ̀, à mí ń wò pé tán, báwo ni ẹ fẹ́ yọ òkúta nínú etí? Ǹkan tí mo ṣà ránti tí ni pé wọ́n fún mi ní abẹ́rẹ́ ní, eh, ì, ahẹ́dì òsì mi. Lẹ́yìn ìgbà tó ń dẹ̀ gun mi ní abẹ́rẹ́ yìí, ǹkan tí mo, mo ṣà Mọ̀ pé mi ò, mo ń sùn. Lẹ́yìn ìgbà tí mo dẹ̀ sùn, ìgbà tí màá fi jí, inú yàrá tí mo jí sì ó jẹ́ bẹ́ẹ̀dì tí wọ́n fi, ẹ́ẹ́, aṣọ dúdú wọ́n fi, wọ́n fi bò àbí, ẹ́ẹ́, wọ́n fi Macintosh dúdú ló fi bò bẹ́ẹ̀dì náà. So nígbà tí mo dẹ̀ sùn sí ìgbà tí màá fi jí, ìgbà tí mo jí ojú mi bẹ̀rẹ̀ sí ní pòyì. So màá rí pé nọ́ọ̀sì kan fẹ́ kọjá ní ẹ̀gbẹ́ mi. Ó wà dàbí pé nọ́ọ̀sì yẹn wà ń rìn láyi ká mi, ṣùgbọ́n ìgbà tí mo padà rí pé, ẹ́ẹ́, ojú mi tó ń ṣú ló fà á tí ó fi dàbí pé nọ́ọ̀sì yìí ń rìn láyi ká mi. So mo wá di ojú mi, mo dẹ̀ fi ojú, mo dẹ̀ fi bo ilẹ̀. Lẹ́yìn ìgbà náà ó tó bí àbí ìṣẹ́jú ogún àbí ìṣẹ́jú ọgbọ̀n, kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa. Mo ṣà rí pé mo titu wà nínú mọ́tò. Ìyá mi dẹ́ tu ti ń dá mi padà lọ sí ilé. So ṣùgbọ́n láti ìgbà náà mi ò fi bẹ́ẹ̀ ní ìsòro pẹ̀lú etí mi. Mo dẹ̀ mọ̀ pé etí mi ó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa láìsí, ẹ́ẹ́, ìjàmbá. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan náà láti máa, láti jẹ́ kí etí wa kó máa ṣiṣẹ́ dáadáa, à rí pé ó ma, ó dáa tí a bá ń fi àwọn ìrìn tí ta fi ń rìntì wa, ta bá ń lo àwọn ìrìn tí wọ́n yi, à rí pé ó máa jẹ́ kí etí wa kó máa mọ́ ní gbogbo ìgbà. Kò dẹ̀ ní sí pé a, ẹ́ẹ́, kò dẹ̀ ní sí pé bóyá a fẹ́ máa ronú pé bóyá, ẹ́ẹ́, a lè ní ìjàmbá kankan nínú etí. Ẹni tí ò bá kínu etí rẹ̀ nígbà gbogbo, àwọn ìdọ̀tí wọ́n yii a máa papọ̀ sínú etí onítọ̀hún. Ó dẹ̀ lè ba eti jẹ́ fún irú ẹni bẹ́ẹ̀. So láti máa nu etí wa ní gbogbo ìgbà ó jẹ́, ó ṣe kókó lágoárà torí etí ẹ́, a lè sọ pé etí ò kí ń ṣe ọba ara, ṣùgbọ́n ẹni tí ò bá ní etí tí ò lè gbọ́ràn. Bí òkú ayé ni, ò mọ̀ ǹkan tí wọ́n ń ṣe, ò le gbọ́ ǹkan tí wọ́n ń ṣe nínú ayé, kò dẹ̀ fi bẹ́ẹ̀, kò fi bẹ́ẹ̀ dára. Ẹni tí ojú rẹ̀ gan bá fọ́ tí ó bá sì ń gbọ́n ǹkan tí wọ́n ń sọ, ó lè mọ̀ ìgbà tí ẹwú ń bọ̀, ó lè lè mọ̀ ìgbà tí kò ṣe wu. Ṣùgbọ́n ẹni tí ò bá ní etí, ẹ́ẹ́, ẹ́ẹ́, kò fi bẹ́ẹ̀, kò fi bẹ́ẹ̀ dára rárá, rárá, rárá, rárá. So etí náà ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. So etí mi dára kò dẹ̀ sí ǹkan kan tó ṣe etí mi. Lẹ́gbàá ó sì ìgbà kan náà tí ẹ pé etí mi kan bẹ̀rẹ̀ sí ń fọ́ mi, bóyá kòkòrò ló kó sínú etí mi ni. Mo rí i pé, à, lásìkò náà ara mi wùwù, orí bẹ̀rẹ̀ sí ní fọ́ mi. Ara mi bẹ̀rẹ̀ sí ní gbóná, orísirisi nnkan lo bere si ni semi l'asiko ti eti yii bere si ni du mi.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò sí ìgbà tí mi ò le fọ aṣọ àti pé bí mo ṣe wà, mi ò fẹ́ láti máa wọ aṣọ lẹ́ẹ̀mejì. Lóòótọ́ àwọn mi ń sọ pé wón máa ń wọ aṣọ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa wọ aṣọ ní ẹ̀ẹ̀mejì. Pé tí bá ti wọ aṣọ ní ẹ̀ẹ̀kan, màá bọ́ kalẹ̀. Tí n bá dẹ̀ ti bọ́, tí n bá ti bọ́ kalẹ̀, tí bá ní o-- tí bá ní okun láti fọ ní ọjọ́ náà, màá rí dájú pé mo ṣe kíni, mo fọ aṣọ náà ní ọjọ́ náà lẹ́yìn ìgbà tí mo bá bọ́ kalẹ̀. Ṣùgbọ́n tí n bá ní okun, màá pamọ́ síbi tó mọ́, tó bá ti di ọjọ́ kejì tàbí ọjọ́ kẹta, mo lè fọ. Ṣùgbọ́n tó bá sí ọjọ́ tí boya aṣọ tí mo wọ nínú ọ̀sẹ̀ náà kò fi bẹ́ẹ̀ pọ̀, mo lè dá ọwọ́ fífọ rẹ̀ dúró títí di ìgbà tí, ọ̀sẹ̀ náà bá tó parí. Tí ọ̀sẹ̀ bá parí, màá fọ àwọn aṣọ. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà kọ́ ni mo máa ń fọ aṣọ ní ìgbẹ̀yìn ọ̀sẹ̀. Mo máa ń fọ aṣọ lẹ́ẹ̀rin ọ̀sẹ̀. Ó di, ó jẹ́, ó dá lé lórí bí àkókò mi bá ṣe, bí àkókò bá ṣe wà fún mi sí ní, ìgbà náà. So kì í ṣe gbogbo ìgbà kọ́ náà ni mo máa ń fọ aṣọ ní ìparí ọ̀sẹ̀. Ẹ̀mí mo máa ń fọ aṣọ láàárín ọ̀sẹ̀ dáadáa náà.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Àáà, mi ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́, so mi ò tí mọ̀ bí a ṣe le darí àwọn òṣìṣẹ́ sí. Ṣùgbọ́n tí bá bẹ̀rẹ̀ iṣẹ́ àti darí àwọn òṣìṣẹ́ ko ṣe nǹkan tó fi bẹ́ẹ̀ lè ná titi. So láti darí àwọn òṣìṣẹ́, èèyàn náà o gbọ́dọ̀ sọ pé boya torí pé òun ti jẹ́ ọ̀gá kó wa máa pariwo mó àwọn òṣìṣẹ́ pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀ àti ohùn tutu. Náà ni a lè máa fi darí àwọn òṣìṣẹ́. Ṣùgbọ́n ó ṣí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí a lè gbà fi darí àwọn òṣìṣẹ́. Ó ṣí àwọn irú àwọn òṣìṣẹ́ to yẹ pé àh, èèyàn o nílò láti fi ọwọ́, ọwọ́ jẹ̀ lẹ́nkẹ́ láti fi mú wọn. Ẹ̀lò mi, iru òṣìṣẹ́ mi nílò ọwọ́ tó le, kí wọn tó lè gbọ́ ọ̀rọ̀ sí wa lẹ́nu. Àwọn òṣìṣẹ́ mi wọ́n dè, wọ́n, wọ́n ò nílò ọwọ́ tó le. Àwọn òṣìṣẹ́ mìíràn wọ́n nǹkan tí wọ́n kàn nílò náà ni ká máa gbà wọ́n ní ìmọ̀ràn àti ká ka de máa gbà wọ́n ní ìyànjú kó tó lè di pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ to yẹ kó wọn ṣe, lásìkò to yẹ kó wọn ṣe àti bó ti tọ́ àti bó ti yẹ.

Ètò ìdárayá, ètò ìdárayá mi kò, kò nṣe ńkan tí, kì í ṣe ńkan tí mo ráyè, mo máa nráyè ṣe ní gbogbo ìgbà torí mo wà ní ilé ìwé. So a dè máa ń kọ̀wé ní gbogbo ìwà. So ètò ìdárayá kò ń ṣe ńkan tí mo máa ń ráyè fi tara tara ṣe bẹ́yìn kọ́. So ẹ̀ṣùn ètò ìdárayá mi mi ò tíì ráyè ṣe ètò ìdárayá dáadáa báyìí.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Àì, irú ìbọ̀sẹ̀ tí èmi fẹ́ràn wọ̀ ni ìbọ̀sẹ̀ aláwọ̀ dúdú bẹ́ẹ̀ ni, àti àwọn ìbọ̀sẹ̀ tí ó ó ki lẹ́sẹ̀. Torí tí ẹ̀yàn bá ń wọ àwọn ìbọ̀sẹ̀ tí kò ní, kò ní àpọ̀n wọ́n èyí, ìyin, ó má ń títẹ yà, ó dẹ̀ má ń títẹ bàjẹ́, ó dẹ̀ máa ń eeyan lówó. Láti máa wọ àwọn ìbọ̀sẹ̀ tí kò fi bẹ́ẹ̀ dára wọ̀nyẹn, ó má ń sẹ̀yàn níwà lánàá.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Ẹ̀ àti gun kẹ̀kẹ́ kì í ṣe ǹkan tó lè, ẹ́ bó tilẹ̀ ṣe jẹ́ pé nígbà tí mo ṣe kékeré o jẹ́ ǹkan tí ó fẹ́ ṣe bíi pé ó lè fún mi díẹ̀ kí n tó mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n nígbà tó yá, mo mọ kẹ̀kẹ́ gùn. Dọ́ẹ́ kò dà kí ṣe pé bó bá mo ti mo ti mọ̀ gùn dáadáa bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n tí o bá bíi pé a ka gùn lọ síbi báa bíi bá ẹ̀hen mo lè gùn. Ṣùgbọ́n láti fi gbéyàn bí i mẹ́ta bí i mẹ́rin ẹ̀hen mi ò tí lè ṣe. Mo lè gbéyàn méjì sí orí kẹ̀kẹ́. Ó dá lé lórí bí àyè bá ṣe wà sí ní orí kẹ̀kẹ́ náà. Àti pé kẹ̀kẹ́ náà kì í ṣe ǹkan tí ó fi bẹ́ẹ̀ le lọ títí. Ṣùgbọ́n àwọn ẹlòmíì wọn ò mọ̀ bó ṣe ń gun kẹ̀kẹ́. Ṣé ẹni tí ó bá mọ kẹ̀kẹ́ gùn náà àǹfàní náà ni. Ẹ̀yàn lè fi ṣe eré ìdárayá torí kẹ̀kẹ́ náà ó máa ń jẹ́ kí ìtàn ẹsẹ̀ kó ṣe kí ni kó ki dáadáa àti àwọn muscles tó wà níbẹ̀ kó ṣe kí ni kó ṣiṣẹ́ dáadáa. Torí tí a bá gun kẹ̀kẹ́ ó dàbí eré ìdárayá náà ni. A lè gun kẹ̀kẹ́ ká fi ṣe exercise lọ sí wá lọ sọ́ọ̀tì lọ só sí. Tí a bá lè tí ń ṣàwọn ilé, a rí pé ó máa ń jẹ́ kí ara kí ó tún dánmọ́rán ju bó ṣe wà lọ tẹ́lẹ̀. So ẹ̀ kẹ̀kẹ́ náà ó wà fún ǹkan tí a lè fi ṣe eré ìdárayá.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Oríṣiríṣi nǹkan ni mo ti tú ṣe láti ìgbà tí mo ti jẹ́ kékeré. Àh bàbá mi gan-an máa ń sọ pé mo jẹ́ ẹnìkan tí ó máa ń, tí ó máa ń, tí ó máa ń ba nǹkan jẹ́. Ṣùgbọ́n torí pé mo, mo jẹ́ ẹnìkan tó fẹ́ láti máa wo bí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan. Àwọn, ó sì àwọn ẹrẹ̀kọ̀ọ́ kan tó lè wà nílé tó jẹ́ pé mo lè máa túwò bí, máa, máa fẹ́ mọ bí wọ́n ṣe ń ṣe àti ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ṣe irú àwọn nǹkan tí ó wà nínú ilé náà. So ló, lọ́nà oríṣiríṣi mo mọ̀ bí wọ́n ti ń tún ǹkan ṣe dáadáa.

Ẹ rárá mi ò, mi ò mọ àmì ìràwọ̀ mi. Oríṣìíríṣìí àmì ìràwọ̀ ló wà. Tí ó bá jẹ pé bí àwọn olóyìnbo ń pè é, tí ó bá jẹ pé boya bí zodiac sign ni, ṣùgbọ́n eléyen mi ò tí ì mọ bí wọ́n ṣe, bí a ṣe ń ka àmì ìràwọ̀. So mi ò mọ àmì ìràwọ̀ mi bí mo, lọ́wọ́ tí mo wà yìí. Ṣùgbọ́n tí ó bá jẹ́ boya boyá ti ń bá dàgbà díẹ̀ ju bí mo ṣe wà yìí lọ, mo lè mọ àmì ìràwọ̀ mi. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí, mi ò tí ì mọ àmì ìràwọ̀ mi.

Mi ò tí fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí, ẹnikẹ́ni náà ò dè tí fún mi ní ẹ̀jẹ̀ rí. Ehn, kí n ṣe pé mi ò lè fún èèyàn ní ẹ̀jẹ̀, ṣùgbọ́n eh, èmi jẹ eh, ẹ̀jẹ, ẹ̀jẹ̀ mi jẹ abala bí, bí, bí positive, òní ẹ̀jẹ̀ mi. So mi ò tíì fún ènìyàn, mi ò tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. Oríṣiríṣi ọ̀nà ni wọ́n ti gbà pé mi pé tọ́, bóyá mo lè wá fún ẹni báà báa yi ní ẹ̀jẹ̀, ṣùgbọ́n tí wọ́n bá tẹ́, tí wọ́n bá yẹ agọ ara mi wò, won tún ri pé tọ́ ẹ̀jẹ̀ mi lè má bá à ti onítàn oun mu. So wọ́n, nítorí náà wọ́n lè máa gba ẹ̀jẹ̀ mi láàyè láti wo iru ara ẹni bẹ́ẹ̀

Nígbà tí mo ti kú kékeré mo máa ń rántí àlá mi dáadáa ṣùgbọ́n nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní dàgbà, mo wá rí pé ó toró sí ọjọ́ kan nígbà tí mo ń lá àlá, wọn wá parọ́ àlá mi fún àwọn òbí mi. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà mo wá rí, mo wá rí pé wọ́n ń dì ṣòro fún mi láti rántí àlá. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti ń rántí àlá mi dáadáa. Ó ṣe oríṣiríṣi àlá tí mo máa ń lá. Ìgbà mí o leè já àlá ibi, ìgbà mí o leè jẹ àrá tó, àlá tó pani lẹ́rìn-ín, ìgbà mí mo leè lá láti ọ́ pé mo le ji òru a dẹ̀ bu mi, máa dẹ̀ máa sun mí lára. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn àlá mi ó máa ń wá sí imusẹ̀ lọ́pọ̀lọpọ ìgbà. Àlá mi yóò máa, lẹ́ẹ̀mi ó máa ń dàbí pé Ọlọ́run f- Ọlọ́run mú mi rí àwọn ìran nǹkan kan ni. Ṣùgbọ́n nígbà tí bá lá àwọn àlá, àwọn àlá wọ̀nyí, ẹ̀mí mo leè máa lá àlá, á sì dàbí pé mo mọ̀ pé mo wà nínú àlá. So ẹ̀rù kì í bẹ́ẹ̀ bá mi ní lá-- lákòókò náà bí a ti ń bá ń lá àlá tí mo wá, mo wá wò pé à, ọmọ wọ́n dà pé mo wà lójú àlá o. Nítorí mo máa ń mọ̀ lára pé eh, ojú àlá ni mo wà. Kò lè sí nǹkan kan tó lè ṣe mí ní ojú àlá tí mo wà. So lákòókò náà ẹ̀rù kì í bá mi. Mi ò dẹ̀ kí ń fòyà lásìkò tí mo bá ń lá àlá náà. So mo máa ń rántí àlá mi dáadáa. Oríṣiríṣi àlá náà ni mo sọ pé mo máa ń lá.

Irin-ajo mi lọ si ibi-iṣẹ ko ki n gba mi lakoko to bẹ. To ba jẹ pe ibi ti mo ti n ṣiṣẹ tẹlẹ ni ibi ti ile-iṣẹ igẹrun, lakoko naa ma n gba mi to iṣaaju, iṣẹju mẹrindin, iṣẹju marundin ni ogun lẹmi, tori ẹsẹ naa ni mo ma n fi rin, tori ko si owo lọwọ lati fi wọ ọkọ ni akoko naa. Sugbon lati lo si ibi ise oma n gba mi to iseju marundinlogun lati fi lo si ibi ise.

Bẹ́ẹ̀ni mo máa ń, mo máa ń wo àwọn ètò kọ̀ọ̀kan lórí, lórí tẹlifisàn. Ó sì oríṣiiríṣii àwọn ètò tí jẹ pé imi dùn, imi ò dùn, imi ia kan máa ń wò ó ni. Torí bá se je omọ́ kékeré, torí ìgbà mí àwọn bàbá wa wọn kì in fẹ́ láti máa bá wa wo àwọn, wọn ò fẹ́ láti máa bá wa wo àwọn eré ta máà ń wò. So lẹ́ẹ̀kọ̀okan náà, àwọn náà máa ń gbe sí àwọn irú àwọn nǹkan tí wọ́n fẹ́, àwọn irú àwọn ètò oríṣiiríṣii. Bí ètò ibí tán ti ń dáná, àbí ètò àwọn ọmọ ilé-ìwé, torí wọ́n máa ń fẹ́ ká wọ àwọn nǹkan tí jẹ pé wọ́n, wọ́n, wọ́n wò pé bọ́ya ta bá wò irú àwọn ẹlẹ́yi, ó lè kọ́ wa lọ́gbọ́n àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So láti kékeré mo máa ń wo oríṣiiríṣii àwọn ètò dáadáa.

À, mí ò tí, mí ò tí jẹ, eh, pizza rí, so mí ò le sọ pé mo fẹ́ran àwọn nǹkan báyìí báyìí lórí rẹ̀. Ká ní pé mo ti jẹ pizza rí ni mo le sọ pé mo fẹ́ran àwọn nǹkan báyìí báyìí. Íya yàtọ̀ sí pé owó, owó tí ò sí lọ́wọ́ ènìyàn. Bí nbá ti ẹ sọ pé mo ní owó, sé pizza ni màá wa sọ pé ó kàn tí mo wa fẹ́ máa jẹ ni. Oríṣìíríṣìí àwọn nǹkan wà tí mo le jẹ tó lè ṣàrà lóore ju pizza lọ. Ṣùgbọ́n mí ò tí jẹ pizza rí. Kí má bàa kí n má sì sọ pé bọ́yá ó sí àwọn nǹkan tí mo fẹ́ran lórí pizza.

Bẹ́ẹ̀ni mo máa ń fi tùràrí torí tùràrí jẹ́ à ǹkan tí ó máa ń jẹ́ kí ara kó túbọ̀, ẹ́, dáradára ju bó, bó ti wà lọ tẹ́lẹ̀. So ẹni tí ó bá kí ń fi tùràrí, àwọn ẹlòmíràn wọ́n ní ara, ara wọn máa ń rùn dáadáa ṣùgbọ́n sì àwọn mìí tí ẹ pé ara wọn ò kí ń fi bẹ́ẹ̀ rùn dáadáa. Tí ọ bá wá kí ń fi tùràrí, kò kì í, kò ní jẹ́ kí ara kí ó dánmọ́ran. So èmi máa ń fi tùràrí dáadáa.

A, bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ẹ̀mí, ó le jẹ́ pé báyìí mo máa ń tọrọ lọ́wọ́ àwọn ènìyàn kí n tó le rí àwọn nǹkan kan lò nínú àwọn nǹkan tí mo fẹ́ lò. Ẹ̀mí ó lè jẹ́ pé báyìí mo ní lọ́wọ́, mo ní lọ́wọ́ ẹ̀mí mo lè tọrọ owó láti lọ ra àwọn ohun èlò wọ̀nyí. Ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́ jẹ́ náà, ènìyàn náà gbọ́dọ̀ wá àwọn ohun èlò wọ̀nyí láti lè, láti lè rí wọn lò dáradára ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbá àwọn ímélì tí ò bá wúlò lórí fóònù mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, torí ẹni tí mi ò bá kín ń gbá àwọn ímélì wọ̀nyí dànù, ó máa ń jẹ́ kí ibi tí ààyè lórí fóònù mi máa jẹ́ kó tètè kún. So àwọn ímélì tí ò bá wúlò lórí àwọn ímélì àìwúlò tí ó wà ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá rí dájú pé mo gbá wọn dànù kó má di pé ó ń gba ààyè ibi tí ó yẹ kí àwọn nǹkan tí ó wúlò kí ó dúró sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. So àwọn ímélì tó bá wúlò nìkan náà ni mo lè gbà láyè kó dúró sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Àìjẹ́bẹ́ àwọn ímélì tí ò bá wúlò, màá gbá wọn dànù ni torí pé ó máa jẹ́ kí ààyè kó tètè kún ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi èyí tí ò sí da. Torí àwọn ímélì tí ò bá wúlò wọ̀nyí náà tí ó bá ti ń pọ̀ tó ń pọ̀ lórí fóònù tí ó sì dí pé ààyè ò sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ó máa ma jẹ́ kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí ó máa ṣiṣẹ́ bí ò ṣè yẹ kó ṣe ṣiṣẹ́ sí. So bẹ́ẹ̀ náà ni, ẹ ṣe gan ni.

Ohun mímu tí mo fẹ́ràn jù náà ni lacasera. Lóòótọ́ oríṣiríṣi ohun mímu wà, ẹ́ bí Pepsi, bí eeh yoghurt, bí eeh 7up, Fanta, Coca Cola àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lẹ́yìn lacasera, mo láìkì Hollandia yoghurt torí ó dùn gan-an lẹ́nu. Kò dẹ sì ǹkan tí ènìyàn ò lè fi jẹ náà. Ṣùgbọ́n lacasera náà ni mo fẹ́ràn jù torí pé ó máa ń jẹ́ kí ara mi kó wà dáadáa. Lẹ́yìn náà mo wá láìkì eeh Predator, ẹ́ti eeh tí wón ní ó kàn ti ń. Lóòótọ́ ó ní oríṣiríṣi àwọn ǹkan nínú tó ẹ́ pé àwọn ẹlòmíì, àwọn ẹlòmíì gbàgbọ́ pé ó lè pa èèyàn lára, ṣùgbọ́n àti ìgbà tí mo ti ń mu kò pa mí lára torí ó máa ń fún mi ní okun àtàgbàra láti lè ṣe àwọn ǹkan tó yẹ kí ń ṣe ní ọjọ́ náà.

Ẹ àti ṣètò imeeli mi kò ń ṣe nǹkan tí ó fi bẹ́ẹ̀ lé náà. Ṣó láti ṣètò imeeli mi, màá rí dájú wípé gbogbo àwọn nǹkan tí ó yẹ kó wà lórí imeeli mi, màá rí dájú pé mo fi wọ́n síbẹ̀. Àwọn nǹkan tí ò dẹ̀ wúlò lórí imeeli mi, màá rí pé mo sọ wọ́n dànù, màá rí dájú pé mi ò jẹ́ kí wọ́n wà ní orí imeeli mi. Torí tí mo bá fi àwọn nǹkan tí ò wúlò tí mo ń fi wọ́n pamọ́ sórí imeeli, ó máa ń jẹ́ kí fóònù tètè kún, ó lè ṣe, ó lè ṣe abúrú fún ẹ́ fóònù mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù, ṣùgbọ́n kì í ṣe gbogbo oúnjẹ tí wọ́n bá jẹ kù kọ́ ni mo máa ń jẹ, torí mi ò fẹ́ láti máa jẹ àmàlà ọjọ́ kejì àbí àmàlà ajẹ àmàlà tí wọ́n jẹ kù. Ṣùgbọ́n tó bá jẹ́ bóyá bí ìrẹsì tàbí ẹwà tàbí iyán tàbí ẹ̀bà, ẹhé mo lè jẹ irú àwọn oúnjẹ wọ̀nyẹn tó bá jẹ́ kù. Ṣùgbọ́n kí ètè tó lè jẹ́ náà, máa rí dájú pé mo fi sórí iná mo le gbé ká iná, mo fi mo fi we iná díẹ̀ kó má di pé àwọn àwọn kòkòrò kéékèèké wọ́n ti kó wọnú ẹ̀ ti eyìí tí ó lè ṣe ara mi ní ìjà. Nbá. So kí n tó jẹ àwọn oúnjẹ tí wọ́n jẹ kù, ì máa rí dájú pé mo ṣe kí ni mo tú mo tú sè lẹ́lẹ́ kejì kó tó di pé mo lè jẹ ẹ́.

À irú etí ìgbọ́wọ́ ni mo máa ń lò, ẹ̀ ìbéèrè yìí ò fi bẹ́ẹ̀ yé mi dáadáa. Amo to ba jepe bó ṣe yé mi sí tẹ̀ ń béèrè pé irú etí ìgbọ́ wọ́ ni mo máa ń lò. Iyẹn túmọ̀ sí pé báwo ni mo ṣe máa ń gbọ́ràn sí i. Ẹ̀ Mo máa ń gbọ́ràn dáadáa, kò dè sí ǹkan tó ṣe etí mi. Gbogbọ́ ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá sọ náà ni mo máa ń gbọ́. Kò dè ṣi eleyi tí mo lè sọ pé mi ò gbọ́ nínú ẹ̀. So ọ̀rọ̀ tí wọ́n, ọ̀rọ̀ tí wọ́n bá n sọ o máa ń yé mi dáadáa.

Eh ago méjì, ago méjì òwúrọ̀ ni mo máa ń ṣètò láti jí. Ó dẹ ní ìdí tí mo fi ṣètò rẹ̀ sí ago méjì náà torí kí n se gbogbo ìgbà náà kọ́ ni mò, ẹ̀mí gan-an mo lè jí, ẹ̀mí mo dẹ̀ lé máa jí, ẹ̀mí ó lè jẹ́ kó bóyá ẹlòmí na ni àkoko tí mo, tí mo, tí mo ṣètò yìí náà lé, ló máa ń jí. Àkokọ mi wá tó yẹ pé ó lé rẹ̀mí gidigidi gan-an, eh tó yẹ pé tí bá ti ẹ, tí bá, tí bá ṣètò eh agogo tí mo fẹ́ jí, mo lè má lè jí ní àkókò náà. Ṣùgbọ́n ago méjì, òun ni mo fi àkókò ìjì mi sí torí ago méjì tí bá jí lágo méjì, mo máa ráyè kàwé láti ago méjì títí dé ago mẹ́rin. Then láti ago mẹ́rin, àwọn nǹkan iṣẹ́ kéékèèké tí mo bá fẹ́ ṣe kó tó di pé ilẹ̀, ilẹ̀ mọ́, màá dé ṣe àwọn iṣẹ́ wọ̀nyẹn náà kó tó di pé mo tẹ̀síwájú nínú ìrìnàjò ọjọ́ náà. So ago méjì ni mo máa ń fi àkókò ìjì mi sí.

Eh, bàtà tí, irú bàtà tí mo máa ń wọ, mo jẹ́ ẹnìkan tí ẹ gbọ́ mo ní ẹsẹ̀ tó tóbi gan. So, àwọn bàtà tí mo máa ń wọ, mi ò like, mi ò fẹ́ràn àwọn bàtà tí ó máa ń bo ẹsẹ̀. Bí gbọ̀nsẹ̀ àwọn bàtà tó máa ń bo ẹsẹ̀ dé ìdajì. Eh, mo jẹ̀ máa ń wọ size forty five, size forty six, lẹ́ẹ̀mi size forty four, ṣùgbọ́n mi ò lè wọ, à mí ò lè wọ bàtà tí ó kéré ju size forty four àbí forty five lọ, torí kí mo jẹ́ ẹnìkan tí mo ní ẹsẹ̀ tó tóbi dáadáa.

Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni ẹ̀wà àti ìrẹsì. Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀wà àti ìrẹsì púpọ̀ torí pé kí ni, a, ó ní, ó ní oúnjẹ amúnókún àti oúnjẹ afúnni ní, a mú ni dàgbà dáadáa nínú. So oúnjẹ méjèèjì lápapọ̀, mo máa ń sè lóriṣiríṣi ọ̀nà. Eh, mo lè, ìgbà mí mo lè fi epo sí, ìgbà mí mo lè fi òróró sí. Eh, maggi náà ó sì dá ko máa pọ̀jù nínú ẹ̀. Lẹ́ẹ̀mi mo lè ní sweet potato, mo lè rẹ sì kó lè bá kí adùn rẹ̀ lè bá jáde dáadáa, dáadáa kó sì ṣe jẹ fún mi.

Bẹ́ẹ̀ni, mo ti gán alùpùpù rí ní àká iméye ìgbà. Látìgbà tí mo ti ṣe kékeré náà láti máa gán alùpùpù dáadáa. Ṣùgbọ́n a rí pé láwọ̀sí àsìkò kan tí a padà ran pétọ̀ láti máa gán alùpùpù torí ó fẹ́ ṣe ọ̀rẹ́ mi kan tó fẹ́ fi eyín kan lẹ̀ torí pé ó fẹ́ gán alùpùpù. E rántí ṣísì gbà kan tí mo darapọ̀ mọ́ ilé-iṣẹ́ kan tí a mọ̀ sí New Life. Lásìkò náà, mo máa ń gán alùpùpù bí ẹni gán ilé ni. So, aluupupu le ma lo bayi. A ó sáré lé alùpùpù, a ó dẹ̀ gán án láti ẹ̀yìn kó má ba à fi wá lẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ gidigidi torí ohun ọ̀ṣọ́ ó máa ń, ó máa ń jẹ́ kí ara kí, ó máa ń jẹ́ kí, ẹ, bí, wípé kí èèyàn dùn wò lọ́mọkùnrin àbí lọ́mọbìnrin. Láti máa wọ, ká ti máa wọ àwọn ohun ọ̀ṣọ́, oríṣiríṣi ohun ọ̀ṣọ́ ló wà, bíi ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ẹsẹ̀ gan wà, òrùka etí, ẹ, ìyẹ́ tí àti elé tí a máa ń fi sí mú. Oríṣiríṣi àwọn nǹkan tí a le fi ṣe ara lọ́sọ̀ọ́ ló wà lóríṣiríṣi bẹ́ẹ̀. Ẹ, láti máa lo àwọn nǹkan wọ̀nyí ó máa ń jẹ́ kí ara kó tó dánmọ́nán ju, ẹ, bó ṣe wà lọ tẹ́lẹ̀. Ó dẹ̀ máa ń jẹ́ kí èèyàn dùn wò dáadáa lé àwùjọ.

Kí ni ìgbà, èmi gbádùn láti máa kọ orin dáadáa. Mo fẹ́ràn láti máa kọ orin. Àwọn orin kíkọ ni nǹkan tí mo fẹ́ràn sí jù. Ẹ̀n, nígbà tí mo bá ń kọ orin, ó máa-- inú mi máa ń dùn. Mo fẹ́ràn láti máa kọ orin. Mo lè tún lè kọ orin náà sínú ìwé, mo lè kọ síta. Àwọn nǹkan wọ̀nyí máa ń mú inú mi dùn ní gbogbo ìgbà tí mo bá ń ṣe é torí nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni. Orin kíkọ dá, dáadáa, orin kíkọ dá, mo dẹ̀ fẹ́ràn rẹ̀.

Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá ń ṣe, nígbà tí bóyá bóyá mo ti, ó sì ìgbà mí tẹ́ pé nínú ọjọ́ kan mo ti le dára mi láàmú púpọ̀ jù. Lákokò náà tí ń bá dára, lákokò tí ń bá ń dára mi láàmú púpọ̀ jù, a rí pé nígbà tí ó bá máa fi máa di ọ̀wọ́ ìrọ̀lẹ́, orí á ti máa bẹ̀rẹ̀ sí ní fọ́ mi torí pé mo ti, mo ti lu ara mi jù ní, ẹ́, ọjọ́ náà. So ìgbà mí fẹ wà náà orí ò dẹ̀ kí ń fọ́ mi ṣùgbọ́n torí bá fọ́ mi, nǹkan tí mo máa ń ṣe náà ni pé mo máa ń sùn, màá sùn dáadáa kó má di pé bóyá, ẹ́, orí fífọ́ yẹn ó ṣe mí ní ìjàǹbá àbí o ṣe mí ní wàhálà. So orí máa ń fọ́ mi. Èmi ti rí gẹ́gẹ́ bí nǹkan tó jẹ pé ó kan máa wá náà ni tí ènìyàn bá ti ṣe ara rẹ̀ ní wàhálà jù, orí fífọ́ lè wá. Ṣùgbọ́n kà ka tó yẹ ká máa lo òògùn ní gbogbo ìgbà. A kàn lè fi ara wa le, a lè, a lè wo ara wa san nípa sí sinmi torí orí fífọ́ mi kò, kò, kò fi bẹ́ẹ̀ nílò òògùn. Ǹǹkan tí ara nílò náà ni pé kí ara sinmi. Tábá dẹ̀ ti fún ara ní ìsinmi tó tọ́ àti ìsinmi tó yẹ, a rí pé orí fífọ́ náà kò ní, kò ní ṣe wá ní ìjàǹbá lásìkò tí ó dẹ́ yẹ̀ kó lọ. Aṣe kíni á kúrò ní àgọ ara wa kò dẹ́ ní pa wá lára rá rá rá rá rá rá. So láti máa sinmi náà ó jẹ́ nǹkan tí ó ṣe koko jùlọ. Kí ṣe gbogbo gbá náà kọ̀ ènìyàn lè máa lo òògùn pé orí, pé orí fífọ́ kékeré wá, wà lógun, inú dídùn wá, wà lógun. Àwọn òògùn wọ̀nyí gan ní ibi, ó ní àwọn ibi kankan ní àgọ ara tí ó yẹ pé kò, kò, ó ní àwọn ògùn tí ó yẹ pé táa bá ti ń lò ojú lágo ara wa, táa bá ti ń lo ojú ó máa dé ibi nǹkan tí ó yẹ pé nǹkan to yẹ kó ṣíṣe fún kò ní le ṣiṣẹ́ fún mọ́ torí pé kíni a ti lò púpọ̀ jù nínú àgo ara wa kò dẹ́ dáa. So táa bá, òògùn tí a bá máa máa lo, a gbọdọ̀ máa lò ó ní ìwọ̀n tí wọ́n ṣìí, kò da ká máa lo òògùn ní gbogbo ìgbà. Kí ṣe gbogbo nǹkan tó bá ń ṣẹ wá náà ni a gbọdọ̀ máa lo òògùn fún un torí òògùn lílò náà ó kò, kò, kò dáa lára.

Bẹ́ẹ̀ ni, mo ní àgbàlá òjò, eh, ibi tí, ibi tí mo lè sá pamọ́ sí nígbà tí òjò bá fẹ́ rọ̀. Mo ní àgbàlá, mo ní àgbàlá òjò to jẹ pé tí mo bá wà níbẹ̀, kò sí, ẹ́, kò sí irú òjò tí ó lè rọ̀ tí ó lè pa mí lára tàbí ohun kankan tí ó lè ṣẹlẹ̀ ní agbègbè mi tí ó tún kan mí nígbà tí mo bá ti sá pamọ́ sí inú àgbàlá òjò mi.

À emi jẹ́ ẹni tí ó mọ ba a ṣe ń ṣòwò, ṣùgbọ́n irú ẹni tí mo jẹ́ mi ò fẹ́ láti máa ṣòwò ohun tí ó ṣe jẹ, torí kó ṣe pé mi ò lè kọrá mí ní ìjánu. Ṣùgbọ́n lẹ́ẹ̀mi, ẹlò míì lé fẹ́ nílò ǹkan tí mo ń ta, èmi ní díẹ̀ jẹ́ ẹni tí mo fẹ́ láti máa fún ni. Ṣùgbọ́n òun ló fàá tó jẹ́ wípé mi ò fẹ́ láti máa ta àwọn ǹkan tí ó ṣe é jẹ sẹ́nu, àfi àwọn ǹkan bí ọṣẹ, bóyá bí àwọn ǹkan tí, mo lè ta oríṣiríṣi, mo lè ta ọkọ̀ tí ò bá ṣáà tí ṣe ǹkan tó ṣe é jẹ sẹ́nu ní kíákíá kọ́. Mo lè ta oríṣiríṣi ǹkan àbí àpò ìrẹsì àbí oríṣiríṣi ǹkan. Mi ò, ṣùgbọ́n mi ò fẹ́ láti máa ta àwọn ǹkan ìpenu torí mo lè jẹ́ ẹ́, mo dẹ̀ le fún yàn. Ṣùgbọ́n ọkọ̀ kí n tó lè ṣíjú fún yàn lọ́kọ̀, à, á jẹ́ pé onítọ̀hún gan-an ẹ̀hẹ̀n ójẹ́ óní bórí, onítọ̀hún ṣe jẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára dáadáa torí oríṣìíríṣìí ohun, bí mo ṣe rà lẹ́ẹ̀kan, mo mọ̀ pé oríṣìíríṣìí ohun ọ̀ṣọ́ ló wà tí a lè fi pa, tí a lè fi ṣara lọ́sọ̀. So àwọn nǹkan tí a lè fi ṣara lọ́sọ òun ò wà dáadáa. Ẹ̀ tá bá dẹ́ ń lo àwọn nǹkan wọ̀nyí, a rí pé ó máa jẹ́ kí ara kó dánmọ́rán, ó dẹ̀ máa jẹ́ kí ara wa kí ó já, ó já, ó já kọ́kọ́ dáadáa láwùjọ.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ehn, kò sí, emi ò kí ń pàrọ̀ ọkàn mi o. Rárá, rárá mi ò kí ń pàrọ̀ ọkàn mi, àfi bóyá ó sí àwọn nǹkan tí mo ti rò tẹ́lẹ̀ tí mi ò dẹ́fẹ́ ṣe mọ́. Ehn, mo lè wá rò pé bóyá tọ́, irú nǹkan tí mo ti pinnu láti ṣe yìí o, fún ìdí kan tàbí ìdí méjì mi ò ní ṣe àwọn nǹkan wọ̀nyí mọ́

Mi ò ní ọkọ̀ kankan, èyí tí mò lè ra epo sí, ṣo mi ò kí n ra epo sí ọkọ̀, ṣùgbọ́n tó bá jẹ pé, ẹ̀rọ alùpùpù, èyí tí wón ń gùn, èyí tí àwọn olóyìnbo ń pè ní bike, mo ní eléyẹn, mo dẹ̀ máa ra epo sí i. Ṣùgbọ́n nígbà tí epo mi bá tán, náà ni mo máa ra epo sí, ọkọ̀ mi. Ṣùgbọ́n ó sí àkoko kan tí epo fẹ́ wọ́n ní, orílẹ̀-èdè Nàìjíríà, ní àkókò náà mo sáré lọ sí ilé epo, mo dẹ̀ ra, mo dẹ̀ ra táǹkì mi, mo jẹ́ kó kún tètitétí torí tí epo náà bá máa wọ́n kó máa wọ́n bá èyí tó ti bá bá wà nínú táǹkì mi.

Ah, iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ ó yàtọ̀. Kò sí àsìkò tí n bá ṣe nǹkan ìdẹ tí tàbí mo fọwọ́ yí ǹkan tí ò yẹ kí n yí àbí ǹkan wà lọ́wọ́ mi tí ó yẹ kó wà lọ́wọ́ mi, màá rí dájú pé mo lọ sí abẹ́ omi, mo dẹ̀ fọ́wọ́ mi bó ti tọ́ àti bó ti yẹ. Lásìkò COVID-19 tí a ti ẹ wà ní ìgbà kan báyìí, wọ́n fi yé wa wípé ká máa fọ ọwọ́ wa dáadáa ní gbogbo ìgbà àti ní, ní bó ti tọ́ àti bó ti yẹ. Láti fọ ọwọ́ wa náà, a ní láti fi ọṣẹ ka, a ní láti fi ọṣẹ sí ọwọ́ ká bu omi sí ọwọ́ ká dẹ rí dájú pé a fọọ dáadáa. A á fọ ìka wa, ẹ̀rín ìka wa, éèkànà àti inú àtẹ́lé ọwọ́ wa, ẹ̀yìn ọwọ́ wa àti bẹ́ àti bẹ̀ bẹ́ lọ. A á fọ íka wa tó tóbi jù àti ọrùn ọwọ́ wa kó ba lè mọ́ dáadáa ká sì rí pé kò sí ìjàmbá kankan tí ọwọ́ wa lè fa sí ara wa tàbí fún ẹlòmíí. Ká lè rí dájú pé ká fọ ọwọ́ wa dáadáa.

Mi ò kín ka àdéhùn tó bẹ́ mi ò kín ka àdéhùn dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ àdéhùn tí ó nílò fún mi láti ka, mo máa ń ka wọ́n dáadáa kí má ba à ṣiṣẹ́. Torí àdéhùn jẹ́ nǹkan tí èèyàn gbọdọ̀, èèyàn gbọdọ̀ fi ọwọ́ ìtẹ̀ńbẹlẹ̀ àbí ojú tẹ̀ńbẹlẹ̀ máa wò. Àdéhùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, kò dáadáa kí a máa fi ọwọ́ ró àdéhùn sẹ́yìn.

Mo máa ń na ara mi lẹ́ẹ̀kọ̀kan nígbà tí mo bá ṣe àwọn nǹkan tí mo mọ̀ pé nkán tí mo ṣe yìí kò yẹ kí n ṣe, àbí bóyá mo ṣe àwọn nǹkan tí ó yẹ pé, ò kò kò dánmọ́rán, màá fi ìbínú màá fi na ara mi dáadáa kí n lè mọ̀ pé ó máa dùn mí dáadáa. So mo máa ń na ara mi dáadáa lẹ́ẹ̀mi lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Torí tí màá ń na ara mi níbi tí ó yẹ kí n ti na ara mi, ká won èyàn ló má máa rò pé bóyá, àbí elè ti yà werey àbí nǹkan ṣe elè tọ́. So mi lè dédé máa na ara mi ní ẹ̀rín ìgboro, ṣùgbọ́n mo máa ń na ara mi lẹ́ẹ̀kọ̀kan.

Ha bí mo ṣe máa ń rántí àwọn àsìnà mi, ó máa ń wá ni oríṣìíríṣìí ọ̀nà torí ibi tí ènìyàn bá ti sìnà ri kò yẹ kí wọ́n ní, wọ́n ní, once bitten twice shy. Ibi tí ènìyàn bá ti kọṣẹ́ rí kò yẹ kí ènìyàn tun padà lọ síbẹ̀ kó tú lọ kọṣẹ́ lẹ́ẹ̀kejì. So nígbà tí mo bá dé ibi tí mo ti sìnà ri, nígbà tí mo bá ti ẹ̀ dé bẹ́ẹ̀ gan, kò ṣẹ̀ṣẹ̀ nílò pé ẹnìkan sọ fún mi tàbí wọ́n ò sọ fún mi, màá ti mọ̀ pé, àh! Ibi báyìí báyìí ni mo ti sìnà, ibi báyìí báyìí ni mo ti ṣe àṣìṣe. So ìrántí ó máa ń rán mi létí kò ṣẹ̀ṣẹ̀ nílò pé ẹnìkan tàbí ẹni méjì rán mi létí pé wò ó ibi tí ó ti sìnà tẹ́lẹ̀ ri lele yìí o. So lá, lá, ni ní, níwákàtí náà máa dẹ́ran tí kò ṣẹ̀ṣẹ̀ nílò pé wọ́n rán mi létí.

Bẹ́ẹ̀ni, mo máa n se ìsọdọ̀tun ọkàn torí lọ́pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń ṣẹ àwọn ènìyàn, a o dẹ mọ ẹni tí a lè ṣe tí ó lè fa wàhálà fún wa lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n nígbà tí a bá ṣe àwọn, àwọn yẹn tí a ṣẹ̀, tí a, tí a dá mọ̀, tí a bá lè tọrọ ìdáríjì lọ́wọ́ wọn, a lè tọrọ ìdáríjì lọ́wọ́ ẹni tí ó jù wọn lọ, ẹni, ẹni tí ń ṣe Ọlọ́run Ọba òkè. So a lè máa ṣe ìsọdọ̀tun ọkàn wa ní ọwọ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Torí a ò mọ̀ ìgbà tí, ẹ́ ẹ ti a mọ̀ ìgbà tí wọ́n lè fọn fèrè èyí tí ó máa mú wa lọ sí ọ̀run. Ẹni tí ò bá sì múra dé bíbọ Jésù kò lè bá, kò lè bá Jésù jọba ní ìkẹyìn. So a gbọdọ̀ máa ṣe ìsọdọ̀tun ọkàn wa ní gbogbo ìgbà.

À, oríṣìíríṣìí ìṣòro ló wà ní ibi iṣẹ́. À, oríṣìíríṣìí ìṣòro, ìṣòro àwọn ènìyàn, ìṣòro ọ̀gá, ìṣòro láti ọ̀dọ̀ ẹbí àti àwọn ará. So bí, bí ìṣòro náà bá ṣe wá sí, náà ni, náà ni ó ṣe sọ bí mo ṣe lè kojú rẹ̀ sí. Àwọn ìṣòro mi wà tó yẹ pé kò nílò, àwọn ṣiṣẹ́ nílò pé à dára wa láàmú lápọ̀jù kí a tó lè kojú àwọn ìṣòro wọ̀nyẹn.

Eh mi ò tí fi bẹ́ẹ̀ mọ̀ nípa ṣíṣe ìmúdójúìwọ̀n software dáa dáradára, ṣùgbọ́n ìwọ̀nba ilé tí mo mọ̀, mo máa ń rí i dájú pé mo máa ń ṣe wọ́n diẹ̀diẹ̀ láti má se jẹ́ kí software mi kó ní ìpalára tàbí kó ba ohun kankan jẹ́ lórí software mi. Eh ṣùgbọ́n mi ò tíì mọ bí a ṣe ń ṣe ìmúdójúìwọ̀n dáradára, ṣùgbọ́n ìwọ̀nba tí mo mọ̀, mo máa ń ṣe dáadáa.

Ah! Elé yìí, màá sọ̀rọ̀ dáadáa lórí elé yìí. Ó sí àkókò kan tí mo wà ní ilé ìwé girama, ìgbà náà mo wà ní Jéstiri, eh lọ́jọ́ náà, a o sí arákùnrin kan tí kẹ̀kẹ́ tí, kẹ̀kẹ́ tí arákùnrin náà gbé wá sí ilé ìwé wa nígbà náà. Ó jẹ́ kẹ̀kẹ́ tó jẹ pé wọ́n ti gbé fún-un láti ìgbà tó ti parí ní primary school, ìyẹn primary two. So lẹ́yìn ìgbà tí wọ́n gbé kẹ̀kẹ́ yìí fún-un láti primary two, otí wa ń gùn gùn gùn gùn gùn títí ta fi dé Jéstirì. Ṣo igbà ta fi dé Jéstírì, wọ́n wá gbé, ọ́ wá gbé fún ẹlòmíí, ẹni tí ọ́wa gbé fún, yẹn o wá jẹ́ ẹni tí ó wà ní school kan tí èmi náà wà. So lẹ́yìn ìgbà tí wọ́n gbé fún-un tán, ó gbé kẹ̀kẹ́ náà wá sí school. Awá bẹ̀rẹ̀ sí ní gun oríṣiriíṣi, oríṣiriíṣi èeyàn bẹ̀rẹ̀ sí ń gun. Ní ìgbà náà mi ò tíì mọ bó ṣe ń gun kẹ̀kẹ́. So èmi náà wá gba kẹ̀kẹ́ yìí, mo wá gun. Bí mo ṣe ń gun, mo wa lọ fi gun orí òkúta. Bí mo ṣe gun orí òkúta, bẹ́ẹ̀ ni àgbá kẹ̀kẹ́ náà wá kọ eight, ó wá bend, ó wá kọ eight. Bẹ́ẹ̀ ni àgbá kẹ̀kẹ́ náà wá bàjẹ́. Ẹni kan wọ́n bá kàn pariwo lẹ́gbẹ̀ẹ́ mi, ó kàn pariwo pé "àh! Ó ti rajà lónìí." Mo tun ní "àh! Olorun iru wàalá wo ni mo wá kó sọ̀run ara mi báyìí." ni ènìyen kan bá bẹ̀rẹ̀ sí ń pariwo pé ó ti rajà, wà á dẹ̀ sanwó, ó ti rajà, wà á dẹ̀ sanwó. Mo wa so pé "àh! Wàhálà lélèé." Ní ẹni kan bá sọ pé "à e má, ẹ má ṣe yọnu, mo mọ ilé rẹ̀." Ah! Ibẹ̀ làyà mí ti bẹ̀rẹ̀ sí ní já pé ṣá àwọn ọmọ wọ́nyi máa gbé kẹ̀kẹ́ tó ti bàjẹ́yi wá sí ilé bàbá mi ni báyìí. So bẹ́ẹ̀ ni ìgbà tí a wá kúrò ní ilé ìwé. Kàkà èmi rò pé bóyá eré ni, pé bóyá wọn ọ mọ ilé mi ń tòótọ́, mo wá bẹ̀rẹ̀ sí ní sá lọlé, mi ò dúró de ẹnikẹ́ni. Mi ò bá ẹnikẹ́ni rin ní ọjọ́ náà torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjọ máa ń kórawa rin papọ. Lọ́jọ́ náà bí mo ṣe ń rìn lọ, ibi tí mo wá gbà ó wá yàmí lẹ́nu pé àwọn èeyàn tí mo rò pé mo fi kalẹ̀ sẹ́yìn ni mo bá rí wọ́n níwájú. Wọ́n gbé imú kẹ̀kẹ́ sókè, wọ́n fi ìdí kẹ̀kẹ́, wọ́n yí ìdí kẹ̀kẹ́ nílẹ̀lẹ́. Wọ́n dẹ̀ ń gbé lọ sí ilé wa. Ah! Àyà mí bá já pé ah! Àwọn ọmọ wọ̀nyí wọ́n ò máa fi ọ̀rọ̀ yìí seré rárá. Wọ́n má, wọ́n máa mú ọ̀rọ̀yi lokúnkundùn. Nígbà tí wọ́n bá, nígbà tí wọ́n bá dé ilé wa, èmi ò wá le lọlé. Mo wá lọ torí ibi tí à ń gbé ní, ibi tà wa n gba yen, àwọn ilé púpọ̀ otí dé sí, àwọn tó ń wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa báyìí, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́lé síbẹ̀ n gbà yẹn. So sílẹ̀ kan tó fi díẹ̀ jìnà sílé wa, ṣùgbọ́n wọ́n ti ì kọ́ tán, mo wá lọ síbẹ̀. Mo sápamọ́ sí ojú fèrèsé, ojú fèrèsé ilé náà. Mo wá ń wò wọ́n, bọ̀ ṣùgbọ́n mi ò gbọ́ nǹkankan tí wọ́n ń sọ. Ọjọ́ náà bọ́ sí ìjọ Thursday. Àwọn bàbá mi wọ́n lọ sí, wọ́n lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn. So bó ṣe ijọ́ náà bó ṣe ṣẹlẹ̀, náà ni mo wá, mo wá, mo wá ń wò wọ́n. The next thing, mo kọ̀an rí pé tọ̀, àwọn bàbá mi wọ́n jáde, wọ́n lọ sí ilé ìjọsìn. Àwọn ọmọ wọ̀nyí wọ́n wá jókòó. Ìgbà tó wá yá, tó bá ti ilẹ̀ wa ti ń ṣú diedie, wọ́n wá lọ, èmi wá wá sílé. Ìgbà tí àwọn bàbá mi wa máa fi dé, mo wá ń gbọ́ pé bàbá mi béèrè lọ́wọ́ wọn pé ṣe ẹ mu gààrí? Wọ́n bá sọ pé rárá pé àwọn ò mu, torí ẹjọ́ mi ni wọ́n wá fi sùn ni le, inú waa n bí wọn. Ṣùgbọ́n àti ọjọ́ náà nǹkan, nǹkan, nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ náà tó yàmí lẹ́nu. Èmi re tí pé tí bàbá mi bá dé, wọ́n á béèrè lọ́wọ́ mi pé tọ̀, kí ló dé tó ba kẹ̀kẹ́ o ní kẹ̀kẹ́ jẹ́ ò. Àbí nǹkan kan báyẹn torí bàbá mi wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọn ò fi eh ìbọ́mọwi wọn fi seré rára.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Oríṣiríṣi ẹ̀rọ ìlera ló wà ní agbègbè wa bí i, a ní Predator, a ní Fearless, a dẹ̀ ní oríṣiríṣi àwọn kankan báwọ̀n yẹn tí a máa ń mu láti lè jẹ́ kí ara wa le. Ṣùgbọ́n ó se àwọn ẹ̀rọ ìlera mìíràn tí ó jẹ́ pé ó máa ń ṣe ara ní ìjàmbá, a pọ̀ ju àwọn kini wọ̀n yí nínú ara. Ó dẹ̀ máa ń fa oríṣiríṣi àwọn àìsàn àti àìlera sí àgo ara. Kódà bó ṣe jẹ́ pé wọ́n máa ń fa ara ní ìlera, ṣùgbọ́n tí a bá ti tún ti ń lò ó lápọ̀ ju ó tún máa ń fa àìlera sí àgo ara wa. So lílo nǹkan níwọ̀ntí wọ́n ṣì, àti bó ti tọ àti bó ti yẹ náà ló dà jù. Bá ṣe sọ pé ó fa ìlera, ó sì lè fa ìnira tó bá ti ń pọ̀ jù ní àgọ́ ara. So ìsinmi náà tún da lágo ara. So mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera dáadáa.

Oríṣiríṣi àwọn ǹkan èlò ló ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi. Ó ní ibi iṣẹ́ oríṣiríṣi àwọn ǹkan èlò ló ṣe pàtàkì. Àwọn ǹkan bíí fóònù, bíí pépà, bíí kọ̀m̀pútà àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun ló ṣe pàtàkì. So lílo àwọn ìdí ká máa ṣe àwọn ìtọ́jú àwọn kìnìún torí pé kì í ṣe ìgbà kan kọ́ là lè lò, a máa lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So, nítorí náà a gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú wọn dáadáa bó ti tọ́ àti bó ti yẹ. A gbọ́dọ̀ máa ṣe wọ́n bó bá ṣe wù wá, a gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú wọn dáradára ni.

Sé o féràn orin, tí ó féràn orin òkè, ìbéèrè yìí kò fi bẹ́ẹ̀, kò fi bẹ́ẹ̀ dán mọ́rán ní etí mi, kò yé mi dáadáa, ṣùgbọ́n tí wọ́n bá béèrè ìbéèrè mí lọ́wọ́ mi, mo lè dáhùn. Ṣùgbọ́n eléyi kó, nǹkan tí ó yé mi náà ni pé sé mo féràn, ṣùgbọ́n ilé tí ó kẹ́yin rẹ̀ bóyá rínrin òkè àbí rínrin òkè kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkójú. Oríṣiríṣi ọkọ̀ ló wà, ìbá ń jẹ́ trailer, ìbá ń jẹ́ ọkọ̀ kékeré àbí ìbá ń jẹ́ àwọn ọkọ̀ tí a fi ń ṣe aà táa fi ń pa owó dá, èyí tí àwọn olóyinbo pè ní commercial bus. Kò sílé tí a ò le dá dúró nígbà tó bá, nígbà tó bá jẹ́ pé a ní ìdojúkọ nígbà tí àbí a ní ìdojúkójú tí a bá pàdé wọn. A gbọdọ̀ mọ bí a ṣe ń dá àwọn ọkọ̀ dúró, eh, wàá wá wọ́n sókè sí wọn, wàá kí wọ́n pẹ̀lẹ́ dáradára kí wọ́n ba lè dúró. Tó bá yẹ pé o fẹ́ kí wọ́n gbé ẹni, wàá ṣàlàyé. Tó bá yẹ pé o ń fẹ́ òun travel, tó bá yẹ pé òun rìnrìnàjò ni, wà á ṣàlàyé. Tó bá dẹ̀jẹ́ pé o fẹ́ ṣe waybill fún wọn nà ni, wà á ṣàlàyé. Fún ohun kan tó bá fẹ́ ṣe, wà á ṣàlàyé kó má dàbí pé o yájú sí wọn.

Oríṣiríṣi ọ̀nà ni mo ṣe máa ń gbà kí àwọn ènìyàn torí oríṣiríṣi èdè ló wà. Ta bá wà ní ilẹ̀ Yorùbá, ó ní bí a ṣe máa ń kí ara wa, ẹ̀ ti a dè le kí ara wa dáradára tí ó yẹ pé ó dẹ̀ máa yé ara wa. Ta bá wà ní ilẹ̀ àwọn Ibo, ó ní ba, tí mo ní bó ṣe máa ń kí wọn níbẹ̀ torí ayẹ, ki ki kíni bí, ó lè túmọ̀ sí bóyá nǹkan mi, bóyá ǹnkan ibi ni ibomi, so kín tó lè kí àwọn ènìyàn. Tó bá ṣe bí àgbàlagbà, àgbàlagbà máa e ẹni tí mi bà lè dọ̀bálẹ̀ fún boya o bá jẹ́ bí ojú agbo, mo lè kunlẹ̀ àbí kí n bẹ̀rẹ̀ kí n kí wọn. Ẹni tó bá, ẹni tó bá nawọ́ sí mi pé kí n wá bọwọ́, mo lè bọwọ́. Tó bá jẹ́ àgbàlagbà, tí ó bá jẹ́ pé òun ló nawọ́ sí mi, ṣùgbọ́n mi lè nawọ́ sí àgbàlagbà pé mo fẹ́ ba àgbàlagbà bọwọ́ torí ní èdè Yorùbá kò, kò pọn àgbàlagbà lé kí ọmọdé kí ó máa nawọ́ sí àgbàlagbà pé oun fẹ́ bá àgbàlagbà bọwọ́. Kò tọ̀nà, kò dẹ̀, kò dẹ́ n ṣe nǹkan tí ó jọjú. Ṣùgbọ́n ní ilẹ̀ Igala oríṣiríṣi gbóń, o ṣe o, o ló wà tí a ṣe ń kí wọn. A máa gbọ́ òlòdú, ọ̀la ne, ọ̀la kọ́ lọ àti gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Tó, ní àárọ̀ kùtùkùtù ní èdè Yorùbá, tó bá jẹ́ àárọ̀ ni a kí wọn pé "ẹ káàárọ̀", tí ó bá jẹ́ ọ̀sán, a kí ra wa pé "ẹ kú ọ̀sán", tó bá dẹ̀ jẹ́ àṣálẹ́ náà, a kíra wa pé ẹ kú alẹ́. Ìgbà tí àkókò tí a bá wà náa là máa n fi ń kí àwọn ènìyàn. Ṣùgbọ́n tó bá jẹ́, tó bá jẹ́ àgbàlagbà, a gbọdọ̀ fi ìrẹ̀lẹ̀ àti ìwà pẹ̀lẹ́ a gbọdọ̀ fi kí wọn. Tó bá jẹ́ ẹgbẹ́ wa náà, ìwà pẹ̀lẹ́ àti ohun pẹ̀lẹ́ náà ni a gbọdọ̀ fi kí wọn. Kọ́ n ṣe dandan kan ni kó jẹ́ eh pé kó ká fi eh, eh respect sí kí kí wọn. Ṣùgbọ́n gbogbo ẹni ta bá ń kí náà, a gbọdọ̀ rí dájú pé a kí wọn dáradára. A dẹ̀ kí wọn ní ọ̀nà tí ó, tí ò da.

Ẹ̀ tí n bá fẹ́ ṣíṣe lójojúmọ́, mo máa ń lò tó wákàtí mẹ́fà sí wákàtí mẹ́jọ láti fi ṣe iṣẹ́. Nítorí iṣẹ́ tí mo ń ṣe lówó báyìí kò fàyè gba ìmẹ́lẹ́ rárá rárá rárá So a lè ṣiṣẹ́ láàárọ̀, a lè ṣiṣẹ́ lásán, lọ́sàn àti a lè ṣiṣẹ́ lálẹ́. So wákàtí mẹ́fà mẹ́fà dẹ ni a máa ń lò. So to bá jẹ́ pé mo fẹ́ ṣe iṣẹ́ lá-- ní ìgbà ẹ́-- tí mo bá fẹ́ ṣiṣẹ́ wákàtí méjìlá, a jẹ́ pé àárọ̀ àti ọ̀sán àbí ọ̀sán àti alẹ́ tàbí, àbí àkókò tó bá wù tí mo fẹ́ ṣiṣẹ́ náà.

Ó ti pẹ́ tí mo lọ sí ilé oúnjẹ. Ìgbà tí mo ṣe kékeré ni bàbá mi máa ń gbé mi lọ sí ilé oúnjẹ tá a lọ jẹun. Ṣùgbọ́n nígbà tí mo ti dàgbà, tí mo, ẹmí náà dẹ́ẹ̀ tí tó júbọ, tí mo dẹ̀ máa ń, tí mo ti wà ní ilé ìwé, fúnra ra ẹmí náà ni mo máa ń dáná torí mo ti kọ́ àwọn nǹkan wọ̀nyí ní àti ilé wa. So fúnra ramí mo máa ń dáná. Kò sí oúnjẹ tí mi ò le ṣe. Àyàfi bóyá oúnjẹ tí mi ò bá tíì jẹ rí. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí mo ti jẹ rí tí mo dẹ̀ máa ń jẹ, kò sí ẹlẹ́ẹ̀kọ̀kan nínú àwọn oúnjẹ wọ̀nyí tí mi ò le ṣe. Ìbá jẹ ìrẹsì, ìbá ṣe iyán, ìbá ṣe ẹ̀gúsí, ìbá ṣe ọbẹ̀ ilá, ìbá ṣe ọbẹ̀ ẹ̀wà àbí oríṣiríṣi oúnjẹ wọ̀nyí kò sí léétì tí mi ò le ṣe nínú ẹ̀. Ẹ bá bímọ pé bá wọ́n lọ sin tẹ̀bà, ẹ̀bà gan-an ó rọrùn láti ṣe. Ka gbé omi kaná, tó bá ti hó, a dà gàrí. Oríṣiríṣi ọ̀nà ló wà tí a lè fi tẹ ẹ̀bà. A lè rò ẹ̀bà lórí iná, a lè tẹ̀ ẹ́ ní tútù, ní ìta bọ́ṣe wa yẹn. So tó bá yẹ pé a fẹ́ rò nìí, omi gbóná bá ti wà lórí iná tó bá ti hó, a máa bu gàrí wa díẹ̀díẹ̀, a dẹ̀ máa rò, a máa rò, a máa rò. Tó bá ti, tí a bá ti rò tó ti ṣe dáadáa, a lè bu omi díẹ̀ síi kó le hù mọ́ra, kó lè ba à ró díẹ̀, a dẹẹ de, a nii jẹ́ kó le jù. Ṣùgbọ́n tó bá pé a fẹ́ tẹ̀ ẹ́ nìí, tó ní wọ́n bá ti hó, a lè gbé ka lè ka dà gàrí sínú ẹ̀. Àbí tí a bá jẹ̀ fẹ́ dà gàrí sínú ẹ̀, a lè da omi sínú gàrí. Ṣùgbọ́n ka dà gàrí sínú omi ló dáa jù torí tí a bá da omi gbígbóná yẹn sínú gàrí, omi náà lè má di abẹ́. A wàrí pé gàrí máa wà ní apá kan, omi a wà ní apá kan, èyí tí ò dẹ̀ yẹ kí ó rí bẹ́ẹ̀. So ṣùgbọ́n ó ti pẹ́ tí mo lọ sí ilé oúnjẹ torí àwọn ilé oúnjẹ gan báyìí wọ́n, iná mi wà tó ẹ pé wọ́n máa ń dá tó ẹ pé oúnjẹ wọn gan ò ti a fi bẹ́ dùn tó ẹlẹ́yìí tí a máa ń sè ní ilé ara wa fúnra ra wa. So a ti dáná fúnra ra wa. Ó, ó, ó, ó dà gan-an.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gba ìpolówó gẹ́gẹ́ bí olórin tí mo jẹ́. Tí bá fẹ́ polówó orin mi, a, mo lè ṣe ìpolówó lórí fóònù, mo lè ṣe ìpolówó ojúkorojú. Láti ṣe ìpolówó orí Íńtánẹ́ẹ̀tì náà wà àti ṣe ìpolówó àwọn ènìyàn sí ènìyàn náà dẹ́ wà. Tí mo bá fẹ́ ṣe ìpolówó orí Íńtánẹ́ẹ̀tì, mo, mo máa ń mú fóònù mi, màá, màá, màá fi ya àwòrán ara mi bí mo ṣe ń kọ orin. Mo lè wá àwọn ènìyàn díẹ̀ díẹ̀ pẹ̀lú ara mi, tó jé pé wọ́n lè bá mi jíjó tàbí wọ́n lè bá mi kọ orin náà papọ̀ nínú orin, nínú eré, orí eré ìtàgé náà.